Ní ibi iṣẹ́, mo máa ń kojú àwọn ìṣòro, mo, ní ibi iṣẹ́, mo máa ń kojú àwọn, mo máa ń kojú àwọn ìṣòro kí ìṣe pé mo kàn ń dáhùn sí ohun tí ó ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Mo ká sí ìlànà tí mo ti kọ́ láti inú ìrírí ìṣàkóso ara àti ìmọ̀ pé gbogbo ìṣòro ní ẹ̀kọ́ kan nínú rẹ̀. Ní gbogbo ìgbà tí ìṣòro, ìṣòro bá dé, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni kí n dákẹ́ kí n sì ṣe àkóso ìmọ̀lára mi, mi. Mo mọ̀ pé bí mo bá jẹ́ kí ìbínú, ìbànújẹ́ tàbí ìga-ìganu gba àkóso, mo lè ṣe ìpinnu tí kò da. Torínà mo fẹ́ kí ọpọlọ mi sì nṣìn, kí n sì, kí n tó bẹ̀re síi ní wá ìtọ́jú. Lẹ́yìn yẹn, mo máa ń gbìmọ̀ láti mọ ìṣòro náà dáadáa. Ọ̀pọ̀ ìgbà ohun tí a rò pé ní ìṣòro gidi ni ṣe gbígba ìṣòro wa. Mo máa ń bẹ̀rẹ̀, mo máa ń bẹ̀rẹ̀, mo máa ń bèrè ibéèrè, mo máa ń gbọ́ láti ọ̀dọ̀ àwọn ènìyàn tí ó kàn, mo sì máa ń wo gbogbo àyíká ìṣòro náà fún mi. Ìmọ̀-jinlẹ̀ yìí ṣe pàtàkì torí pé bí a kò bá mọ ìdí gidi, ojú tó tó tí a bá rí lè jẹ́ ojú tó tú àkókò kí iṣẹ́ ojú tó pé pé. Pípé nígbà tí mo bá ti mọ ìṣòro náà, mo máa ń pinnu sí apá kékeré ìṣòro tó ń dàbí ẹni pé ó tóbi gan. Sá-sáábà máa ń rọ̀ ohun tí a bá yá, tí a bá yá sí apá ké, tí a bá yá sí apá kékeré. Mo máa ń wo ohun tí a lè yanjú lẹ́sẹ̀kẹsẹ̀ àti ohun tí ó ń lọ ní àkókò àti ìmúra sílẹ̀. Èyí ń jẹ́ kí, kí n rí ìtọ̀lẹ̀ ṣẹ̀ṣẹ̀ kó sì dín, kó sì dín ìbà-ìbànújẹ́ àti ìkánjú kù. Mo tún máa ń fẹ́ ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn ènì, àwọn ẹ̀mí. Mi ò ka ara mi sí ẹni tí mo mọ gbogbo ohun. Nígbà tí ìṣòro bá kan ẹ̀gbẹ́ iṣẹ́, mo fẹ́ kí gbogbo ènìyàn ní àǹfààní láti sọ ìmọ̀ràn wọn. Ọ̀pọ̀ ìgbà ojú tó tú tó da, ojú tó tú tó dáa jù lọ máa ń wà láti, máa ń wá láti inú ìmọ̀ tí ó jọ, tí a jọ ṣe. Mo tún mọ̀ pé bí ènìyàn bá ní àf-àǹfààní láti sọ ìmọ̀ràn rẹ̀, ó máa ní ìtàsí láti ṣiṣẹ́ lórí ojú tú náà. Nígbà tí a bá rí ojú tú, ó máa ń fẹ́ ìgbésẹ̀ kedere. Mo fẹ́ mọ ẹni tí yóò le ṣe ohun kan, àkókò tí a fẹ́ ṣe àti ibi tí a máa ṣe, ṣe iyẹ̀wù ìtẹ̀síwájú fún mi. Ojú tó kì í, tí kò ní ìgbésẹ̀ kedere lè di ìrònú lásán. Mo fẹ́ kí ohun tí a pinnu di iṣẹ́ gidi. Síbẹ̀ mo tún mọ̀ pé kí iṣẹ́ gbogbo ìṣòro ní a lè yanjú lẹ́sẹ̀kẹsẹ̀. Nígbà mí, mo máa ń kọ́ láti gba ìṣòro gí gẹ́gẹ́ bí ẹ̀kọ́. Mo máa ń wo ohun tí mo lè kọ́ nínú ìrírí náà kíńlẹ̀ má ṣe tún àṣìṣe kan ṣe. Èyí ti ran mí lọ́wọ́ púpọ̀ torí pé ìrírí kọ̀ọ̀kan di ohun tí ń jẹ kí a ṣiṣ, tí ń jẹ́ kí ẹni ṣiṣẹ́ nínú iṣẹ́. Mo tún gbìmọ̀ pé kí, kí ìṣòro má bá di ohun tí yóò ba ìbáṣepọ̀ mi jẹ́. Nígbà tí ìṣòro bá kan ènìyàn, mo fẹ́ kí ìbọ̀wọ̀ àti wà nínú bí a ṣe ń sọ̀rọ̀. Mi ò fẹ́ kí ìṣòro ṣíṣe di ohun tí yóò bá ìbáṣepọ̀ ènìyàn jẹ́. Fún mi iṣẹ́ lè yí padà ṣùgbọ́n ìbáṣepọ̀ ènìyàn ṣe pàtàkì gan. Ní gbogbo ìrìnàjò yìí mo tún ṣọ́ra sí ìlera ọpọlọ mi. Bí ìṣòro bá pọ̀, mo máa ń gba àkókò díẹ̀ láti sinmi, láti ronú julẹ̀ tàbí láti ya ara mi sílẹ̀ kí n lè padà wá pẹ̀lú ọpọlọ tuntun. Mo mọ̀ pé bí ọpọlọ bá rẹ́, ojú tó máa lè máa dà ní àkókò gidi, ní kókó gidi. Mo máa ń dákẹ́ ní, mo máa ń dákẹ́ ṣàkóso ìmọ̀lára mi. Mo máa ń gbìmọ̀ láti mọ ìṣòro gidi. Mo máa ń pín ìṣòro sí apá kékeré. Mo fẹ́ ìbánisọ̀rọ̀ àti ìmọ̀ ẹgbẹ́. Mo máa ń ṣe, mo máa ń ṣe ìṣe kedere. Mo máa ń kọ́ nínú ìrírí ìṣòro. Mo bọ̀wọ̀ fún ìbáṣepọ̀ ènìyàn àti ìlera ọpọlọ. Mo fún ìsọ, ìṣòro gígí ṣe ohun tí gbogbo.

Lójojúmọ́ mo máa ń wọ ìbòjú fún bíi wákàtí, mo máa ń wọ ìbòjú fún bíi, mo sábà máa ń wọ ojú ìbòjú fún bíi wákàtí mẹ́fà sí mẹ́sàn-án di lára rẹ̀ jẹ́ torí iṣẹ́ díẹ̀ sì jẹ́ torí ìbánisọ̀rọ̀ àti ìmọ̀ àti tí mò ń kojú. Kì í ṣe pé mo jókòó níwájú ìbòjú láì dáké. Mo sì ní ìlànà tí mò fi ń ṣàkóso àkókò yẹn kí ojú mi, ọpọlọ mi àti ara mi má bà á rẹ jù. Ni ìbẹ̀rẹ̀ ọjọ́ mo sábà máa ń wọ, mo sábà máa ń lo pàtàkì wákàtí méjì sí mẹ́ta lórí kọ̀npútà tàbí fóònù fún iṣẹ́ pàtàkì. Àkókò yìí ni, àkókò yìí ni mo máa ń ka ìmílẹ̀, mo ṣètò iṣẹ́ ọjọ́ àti ṣíṣe, ṣíṣe àti ṣín ṣiṣẹ́ lórí ohun tí lọ ìfọkànsí gidi. Nígbà yìí mo máa ń gbìmọ̀ pé kí n má jẹ́ kí ohun tí kò ṣe pàtàkì ó yọ mí lẹ́nu. Torí mo mọ̀ pé ojú, ojú ìbòjú lè fa ìdákẹ́jẹ ọpọlọ àti kó bá, kó bá sì ṣàkóso. Ni àárín ọjọ́ mo tún lè lo wákàtí méjì sí mẹ́ta, èyí sábà máa ń jẹ́ fún ìpàdé lórí ayélujára, ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn ènìyàn tàbí àtúnyẹ̀wò iṣẹ́. Ni àkókò yìí mo sábà máa ń gba ìsinmi kékeré láàárín iṣẹ́ torí mo ti rí pé bí ènìyàn bá wọ ìbòjú láìsinmi ojú lè rẹ, orí lè dùn, ìfọkànsí lè dínkú. Ni alẹ́ mo lè tún wọ ìbòjú fún wákàtí kan tàbí méjì. Mo ń gbìmọ̀ pé kí ó má pọ̀ jù. Ni àkókò yìí ó lè jẹ́ fún ìmọ̀ tuntun, fíìmù tàbí ìbánisọ̀rọ̀ pẹ̀lú ọ̀rẹ́ àti ẹbí. Síbẹ̀ mo gbìmọ̀ pé kí, kí n yàgò fún ìbòjú, kí n lọ sùn torí mo mọ̀ pé ìmọlẹ̀, ìmọlẹ̀ ìbòjú lè ní ipa lórí ohun, ohun ṣe, ohun pàtàkì tí mò ń kọ́ ni pé kì í se ìyẹ́ àkókò nìkan. Bí a ṣe ń lò ó ní, mo gbìmọ̀ pé kí àkókò tí mo fi wọ ìbòjú jẹ́ ohun tí ó ní ìtumọ̀. Kì í ṣe pé ó kàn yí ojú ìbòjú kí láì ní èdè. Mo tún mọ̀ pé kí n má sin mi láàárín bí díẹ̀ díẹ̀, ríìn ríìn díẹ̀ tàbí yí ojú mi sí ibi mi. Mo tún, mo tún ṣọ́ra sí ìlera ojú mi. Nígbà tí mo bá ti wọ ìbòjú fún àkókò pípẹ́, mo máa ń gbìmọ̀ pé kí n pa ojú mi díẹ̀ tàbí kí n wọ ohun tí ó jí, ó jẹ́ sinmi. Èyí ń jẹ́ kí ojú mi lè sinmi kó sì dín ìfara pa kù. Mo tún rí pé bí a kò bá ṣẹbẹ́ ojú lè bẹ̀rẹ̀ sí rẹ, omi ojú lè dínkú tàbí orí lè dùn. Mo tún mọ̀ ipé ojú ìbòjú lè kan ìlera púpọ̀ nígbà tí ènìyàn bá lọ lo fóònù tàbí kọ̀mpútà lọ́pọ̀lọ́pọ̀. Ó lè fa ìfarapa ọpọlọ tàbí ìfarapa ìfọkànsí. Torí náà mo máa ń gbìmọ̀ ipé kí n ní àkókò tí mò fi ń ya ara mi sílẹ̀, ní to, tò sílẹ̀ kúrò ní ìbòjú. Patàpàtà kí ń lè dojú kọ ayé gidi, àwọn ènìyàn àti ara mi ní kókó gidi. Mo sábà máa ń wọ ìbòjú, ìbòjú wákàtí mẹ́fà sí mẹ́sàn-án lójojúmọ́ púpọ̀ nínú rẹ̀ jẹ́ torí iṣẹ́. Mo máa ń gba ìsinmi láàrín, mo ń ṣọ́ra sí ìlera ojú àti ọpọlọ. Mo ń gbìmọ̀ pé kí ń dín ìbòjú kúrò ṣáájú ohun. Fún mi ojú ìbòjú jẹ́ ẹ̀yin ìṣe pàtàkì. Ṣùgbọ́n mo mọ̀ ipé mo gbọdọ̀ ṣàkóso rẹ̀ kí ó má bà á ṣàkóso mi. Nígbà tí a bá mọ̀ bí a ṣe lè lòó dáadáa ó ń jẹ́ ohun tí ń rẹ́n wá lọ́wọ́. Ṣùgbọ́n bí a kò bá ṣọ́ra ó lè di ohun tí, ó lè di ohun tí ń mú ìlera àti àkókò wa lọ láìmọ̀.

Ní ibi iṣẹ́ bí mo ṣe máa ń dáhùn, bí mo ṣe máa ń dáhùn fóònù jẹ́ ǹkan, bí mo ṣe máa ń dáhùn fóònù jẹ́ ǹkan tí mo fi ìtẹ́lọ́rùn àti ìbọ̀wọ̀ hàn torí pé mo mọ̀ pé fóònù lè jẹ́ ìbẹ̀rẹ̀ ìbáṣepọ̀ láàárín èmi àti ẹni tí ń pè. Ní gbogbo ìgbà tí fóònù bá kán, mo máa ń gbìmọ̀, mo máa ń gbìmọ̀ pé kí n dáhùn rẹ̀ pẹ̀lú ìfara balẹ̀ kì í ṣe pẹ̀lú ìkánjú tàbí ìbà, ìbànújẹ́. Kódà mo tilẹ̀ bá wà lórí isẹ́ mi, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni kí n mú ara mi ṣetán kí n tó gbé fóònù. Bí mo bá ṣiṣẹ́ lórí ǹkan kan, mo máa ń fi sílẹ̀ náà sí ipò tí kò ní bàjẹ́ kí n lè dájú kò ìpè, ìpè náà mo mọ̀ pé bí mo bá ń ṣe ohun méjì lẹ́ẹ̀kan, mo lè má gbọ́ ohun tí ènìyàn ń pè, sọ dáadáa. Èyí sì lè fa ìṣòro sí. Nígbà tí mo bá ń gbé fóònù, mo sábà máa ń kí ẹni tí ń pè pẹ̀lú ìbọ̀wọ̀ àti ohun tó balẹ̀. Mo fẹ́ kí ènìyẹ̀n, ẹni tí ń pè mọ̀ pé mo ṣetán láti gbọ́ wọn. Kí, kí, kí wọ́n sì ní ìmọ̀lára pé wọ́n pè ẹni tí ó tó ní ìta láti ràn wọ́n lọ́wọ́. Ohun tí ènìyàn fi ń sọ̀rọ̀ lórí fóònù ṣe pàtàkì gan torí pé, torí kò sí ojú tí wọ́n rí, òun ni yóò fi ìwà hàn. Lẹ́yìn èyí kí ni, mo máa ń gbọ́ ohun tí ènìyàn máa, mo máa ń gbọ́ ohun tí ènìyàn náà ń fẹ́ sọ pẹ̀lú ìfarabalẹ̀. Mi ò fẹ́ kí n dáwọn dú, mo fẹ́ kí n dáwọn dúró, mo sì máa ń jẹ́ kí wọ́n parí ohun tí wọ́n fẹ́ sọ kí n tó dáhùn. Mo ti rí pé ọ̀pọ̀ ìgbà, ìṣòro tí ènìyàn le ro, rọrùn tí a bá gbọ́ wọn dáadáa. Nígbà tí mo bá ń gbọ́, mo tún máa ń gbìmọ̀ láti mọ ohun, ohun pàtàkì nínú ohun tí wọ́n sọ kí n lè dáhùn dáadáa. Nígbà tí mo bá fẹ́ dáhùn, mo máa ń gbìmọ̀ pé kí ọ̀rọ̀ mí, kí òrò mi kedere sókí. Ṣùgbọ́n tó pé mi ò fẹ́ kí ènìyàn tí ń pè mí ní ìyapa tàbí ìdá, ìdá, ìdárúdàpọ̀ bí mo kò bá mọ ìju, ojú tú lẹ́sẹ̀kẹsẹ̀. Mo máa ń sọ òtítọ́ pé mo ní láti ṣe ẹ̀rọ tàbí béèrè lọ́wọ́ ẹni mi. Mo sì máa ń fi ìlérí pé màá padà bá wọn sọ̀rọ̀. Mo sì máa ń gbìmọ̀ pé kí n bá ẹni tí ń bá pè, ẹni tí ń bá pè mí sọ̀rọ̀ pẹ̀lú ìbọ̀wọ̀. Ó dàbí bí pé náà bá ní ìṣòro nígbà tí ènìyàn bá ń bínú tàbí ṣàníyàn, mo máa ń gbìmọ̀ láti dákẹ́ kí n gbọ̀ o, kí n gbọ́ wọn kí n sì sọ̀rọ̀ pẹ̀lú ìfarabalẹ̀. Mo máa ń pè bí mo bá ń bínú padà, ìṣòro lè dàgbà síi. Lẹ́yìn tí ipa, lẹ́yìn tí ìpè bá parí, mo máa ń gbìmọ̀ láti rán tí tàbí kọ ohun pàtàkì sílẹ̀. Papajùlọ bí ìpinnu kan bá wà tàbí iṣẹ́ kan tí mo gbọdọ̀ ṣe. Èyí ń jẹ́ kí n má bàa dàgbe kọ́ sí i, ó sì jẹ́ kí n ṣe, kí n ṣe, kí iṣẹ́ lọ dáadáa. Mo tún fẹ́ kí ìpè fóònù máa pẹ́ ju ṣùgbọ́n kí ó pè fún mi pé ó fún mi ìpè tó péye ni. Èyí tí sọ ohun tí a fẹ́ sọ, a sì ti rí ìtẹ́lọ́rùn láti fi àkókò ṣòfò. Mo bọ̀wọ̀ fún àkókò, àkókò ẹni tí ń pè mí, mo sì fẹ́ kí wọ́n bọ̀wọ̀ fún àkókò mi pẹ̀lú. Ní kókó gidi, mo máa ń mú ara mi ṣitá kí n tó dáhùn fóònù. Mo ń kí ẹni tí ń pè mí pẹ̀lú ìbọ̀wọ̀ àti ohun tó balẹ̀. Mo máa ń gbọ́ dáadáa kí n tó dáhùn. Mo máa ń sọ kedere àti pẹ̀lú òtítọ́. Mo máa ń bọ̀wọ̀ fún ẹni tí ń pè mi kó dàbí ìṣòro bá wà. Mo máa ń rán tí tàbí kọ ohun pàtàkì sílẹ̀ lẹ́yìn ìpè fún mi. Bí ènìyàn ṣe dáhùn fóònù lè fi ìwà àti ìmọ̀ iṣẹ́ rẹ̀ hàn. Ó lè jẹ́ ohun kékeré ṣùgbọ́n ó lè ní ipa tó lágbára lórí ìbáṣepọ̀ àti ìgbàgbọ́ lọ́, ní inú rẹ̀ àti ní ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní àfiradà díẹ̀ sí oúnjẹ kọ̀ọ̀kan. Oúnjẹ jẹ́-- bẹ́ẹ̀ni, mo ní àfiràdà díẹ̀ sí àwọn oúnjẹ kan, pàápàá jùlọ àwọn tí ó ní epo púpọ̀ tàbí tí ó túnbọ̀ dùn gan. Ni gbogbo ìgbà tí mo bá jẹ oúnjẹ tí epo ẹ̀ pọ̀ jù, mo sábà máa ń ní ìmọ̀lára pé ara mi kò dùn tàbí pé inú, inú mi kò balẹ̀ dáadáa. Torí náà, mo máa ń ti kọ̀ láti ṣọ́ra sí irú oúnjẹ bẹ́ẹ̀ kí n lè jẹ́, kí n lè jẹ oúnjẹ tí ara mi lè gbà dáadáa. Mo tún ti rí pé àwọn oúnjẹ tí ó ní ata púpọ̀ gan kìí bá mi, kìí bá mi mu dáadáa. Ó ṣe pé mi ò fẹ́ ata rara, ṣùgbọ́n bí ata bá pọ̀ jù, ó lè fa ìfara pa nínú, ní, nínú tàbí orí ara, ọwọ́, ìròra díẹ̀. Torí náà, mo sábà máa ń yan oúnjẹ tí ó ní ìdánilójú pé kò ní fa ìṣòro sí ara mi. Fún mi, jíjẹ oúnjẹ tí ó bá ara mi mu ṣe pàtàkì ju jíjẹ ohun tí kò, kò dùn lọ. Mo tún mọ̀ pé àfiàradà, àfiàradà, àfiàradà sí oúnjẹ kì í ṣe ohun tí ó yẹ kí ènìyàn fojú kọ. Bí ènìyàn bá mọ̀ pé oúnjẹ kan ń fa ìṣòro sí ara rẹ̀, ó da kí ó yàgò fún tàbí kí ó jẹ́, kí ó je díẹ̀ mo ti kọ́ láti gbógbo ara mi torí ara ènìyàn sábà na ń fi àmì hàn, nígbà tí nkan kobá da, torí idi yi, mo sábà ma ń fẹ́ oúnjẹ tí ó ní ìlera bíi oúnjẹ ti ko ni epò púpọ̀ ti ko tio ni èfo àti ti o rọrùn fún ara láti je. Mo mo wípé bí mo bá ń sora sì ohun tí mò ńje o ńje ki ara mi ní àgbàra o sí n jẹ ki n le sise dáadáa ni kukuru ìdí mo ni afi a da díẹ̀ si oúnjẹ epò púpọ̀ ata púpọ̀ kí, í máa ń mú kí inú mi kó máa dàbí pé ni mo fẹ́ bí. Kí nbá mi nínú dáadáa mo gbimo láti gbo ara mí nípa ohun tí mò ńje, mo fẹ oúnjẹ ti o rọrùn to si ni iléra, mo so tún ni afirada si oúnjẹ jẹ tàbí eyin tí wọ́n bá din hiń ma ńmu ki inú kó máa dábí ẹni pé mo fẹ bí ti nbá je eyin ti wọ́n din àti èyí tí won bó, oúnjẹ ti mo tún ni afirada àbí ti mo ni ìkórìíra fún ni oúnjẹ tí wọ́n bá fi-- tí mo bá jẹ búrẹ́dì pẹ̀lú ẹyin tí mo bá jẹ. Hiń tún máa ń dàbí pé ni mo fẹ́ bí. Mi ò fẹ́ran oúnjẹ wọ́n rara. Ìdí tí mo fi máa ń yàgò fún ẹyin nìkan àti ẹyin àti búrẹ́dì papọ̀. Gbogbo nǹkan tó bá papọ̀ mọ́ ẹyin, í máa ń fún mi, í máa ń ṣe mí bí pé ni mo fẹ́ bí. Fún, fún àpẹẹrẹ bí, ẹyin àti búrẹ́dì, ẹyin àti índómì àbí ẹyin lásán. Í máa ń fún mi, í kì í, í máa ń jẹ́ kí, í máa ń dàbí pé ni mo fẹ́ bí. Àwọn oúnjẹ tí mo gbádùn ni ìrẹsì tí kò ní iyọ́ púpọ̀, ẹ̀wà tí kò ní iyọ̀ púpọ̀ àti búrẹ́dì lásán pẹ̀lú tíì tàbí búrẹ́-- índómì lásán pẹ̀lú tíì. Kó máa ṣẹ́yin ní inú oúnjẹ kankan tí mo bá fẹ́ jẹ. Èyí ó máa ń mú ìmọ̀lára wá àti ìtẹ́lọ́rùn wá, ìtẹ́lọ́rùn wá fún mi nígbà tí mo bá ń jẹ oúnjẹ. Nídi èyìí, oúnjẹ tí ó bá ní ẹyin nínú, ì má, ì ń fẹ́ ẹyin. Mo máa ń dín ikù tàbí kí n jẹ díẹ̀.

Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹ gọ́ọ̀mù. Jíjẹ gọ́ọ̀mù jẹ́ bẹ́ẹ̀ ni, mo máa ń jẹ gọ́ọ̀mù bí mo ṣe ń ṣe, ṣe kí i ṣe pẹ́ mọ́ káń jẹ́, jẹ́ láì, láìní ìdí. Fún mi, jíjẹ gọ́ọ̀mù jẹ́ ǹkan kékeré tí mò ń fi ń ṣàkóso ìwà mi àti bí mo ṣe ń tọ́jú ara mi, pàápàá jù lọ, iṣẹ́ àti ayé ojoojúmọ́. Mo kọ́, mo kọ́ ìwà yìí láti ìgbà pípẹ́ torí mo rí pé gọ́ọ̀mù lè ní àwọn ànfàní kan ṣùgbọ́n ó tún lè ní àìlera tí ènìyàn gbọ́dọ̀ mọ̀. Ni gbogbo ìgbà tí mo bá ń jẹ oúnjẹ, pàápàá jù lọ níbi iṣẹ́ tàbí ní ìta ilẹ̀, mo sábà máa ń fẹ́ kí ẹnu mi tutù. Kì í ṣe pé mo máa ń jẹ gọ́ọ̀mù lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn oúnjẹ ṣùgbọ́n nígbà tí mo bá rí pé mo nílò rẹ̀, mo máa ń lò ó. Fún, fún mi, gọ́ọ̀mù jẹ́ ohun tí ń jẹ́ kí ẹnu dà bí ẹni pé a fi, a ti fọ eyín, pàápàá jù, pàápàá nígbà tí kò sí àǹfààní láti lọ fọ eyín lẹ́sẹ̀kẹsẹ̀. Mo mọ̀ pé, mo mọ̀, mo mọ̀ pé, mo mọ̀ pé kò lè rọ́pò fífọ eyín ṣùgbọ́n ó lè ràn mí lọ́wọ́ láti jẹ́ kí ẹnu mi wà ní ìtura díẹ̀. Mo tún máa ń jẹ gọ́ọ̀mù nígbà tí mo bá wà lórí iṣẹ́ tí ń gba ìfọkànsí. Nígbà mí, mo rí pé jíjẹ gọ́ọ̀mù ń jẹ́ kí n ní ìfàrabalẹ̀ pàápàá nígbà tí mo bá ka ohun kan tàbí tí mo bá ń ronú jilẹ̀. Ó dàbí ohun kékeré ṣùgbọ́n ó máa ń jẹ́ kí ń má, má ṣe yọ̀ sí àwọn ohun tí kò ṣe pàtàkì. Mo rántí pé nígbà kan níbi iṣẹ́ kekere kan tí mo wà, mo rí pé mo lè ṣiṣẹ́ pẹ̀lú ìfọkànsí, ìfọkànsí tó dáa jù lọ nígbà tí mo bá ń jẹ gọ́ọ̀mù díẹ̀ torí pé ó ń jẹ́ kí ọpọlọ mí wà ní ìsọ̀kan. Síbẹ̀, mo tún mọ̀ pé jíjẹ gọ́ọ̀mù kò yẹ kí ó di ìwà tí mò ń fi ń ṣe ohun gbogbo. Mo ń ṣọ́ra pé kí n má jẹ gọ́ọ̀mù lọ́pọ̀lọpọ̀ torí mo ti gbọ́ pé bí ènìyàn bá ń jẹ gọ́ọ̀mù jù, ó lè fa ìfarapa ẹnu tàbí ìrora agbọ̀n. Tó, mo tún mọ̀ pé gọ́ọ̀mù tí ó ní ṣúgà lè ba ẹyin jẹ́. Torí náà, mo sábà máa ń ya gọ́ọ̀mù tí ó ní ṣúgà. Èyí ń jẹ́ ohun tí mo ti fi sí ìlànà mi torí mo fẹ́ kí ohun tí mò ń ṣe má bá fa ìṣòro sí ìlera mi. Mo tún máa ń rò pé ìwà jíjẹ gọ́ọ̀mù ní ibi iṣẹ́ gbọ́dọ̀ ní ìbọ̀wọ̀. Mo, mi ò fẹ́ jẹ gọ́ọ̀mù ní ibi tí yóò dàbí ẹni pé mò ń ṣe abi, abíbáwo bí nígbà ìtàdé pàtàkì tàbí nígbà tí mo bá ń, mo bá ń bá oníbàá sọ̀rọ̀ pẹ̀lú ìfarabalẹ̀ fún mi ní ìbọ̀wọ̀ ṣe pàtàkì jù ìfẹ́ ẹni lọ. Nígbà tí mo bá mọ̀ pé mo ní láti bá ènìyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfarabalẹ̀, mo máa ń yan gọ́ọ̀mù kúrò torí mo fẹ́ kí ìbánisọ̀rọ̀ wà ní ìtẹ́lọ́rùn. Nílé, mo sábà máa ń jẹ gọ́ọ̀mù díẹ̀ pàápàá nígbà tí mo bá fẹ́ sinmi tàbí nígbà tí mo bá fẹ́ dín ìfẹ́ láti jẹ oúnjẹ díẹ̀. Kù, nígbà mi, gọ́ọ̀mù ń jẹ́ kí ènìyàn ní ìmúlára. Mo ti jẹ́ ǹkan èyí sì ń lè léra mi lọ́wọ́ láti ṣàkóso bí mò ń ṣe ń jẹ oúnjẹ. Mo ti rí pé iṣàkóso bí a ṣe ń jẹ apa kan pàtàkì nínú ìlera. Mo tún rántí pé mo gbọ́ lọ, mo gbọ́, mo gbọ́, mo gbọ́ láti ọ̀dọ̀ dókítà pé gọ́ọ̀mù tó ní ṣúgà lè ran, lè ran lọ́wọ́ láti mú omi ẹnu pọ̀. Ó sì, sì èyí sì lè dáa fún ìlera ẹni. Èyí tún jẹ́ kó jẹ́ pé mo fi irú gọ́ọ̀mù bí bẹ́ẹ̀ ju àwọn mì lọ síbẹ̀, mo mọ̀ pé kò yẹ kí ènìyàn gbá, gbẹ́kẹ̀lé gọ́ọ̀mù jíjẹ bí ohun tí yóò rọ́pò fífọ ẹyin tàbí mímú ìlera ẹnu dáadáa. Mo tún ń ṣọ́ra pé kí n má jẹ gọ́ọ̀mù ní gbogbo àkókò torí mo fẹ́ kí ìwà yìí jẹ́ ohun tí mò ń ṣe ní ìṣàkóso. Ki ṣe ohun tí ń ṣàkóso mi. Mo mọ̀ pé bí ènìyàn bá jẹ gọ́ọ̀mù lọ́pọ̀lọpọ̀, ó lè di ìwà tí ó ní, ó níra láti dákẹ́. Torí náà, mo sábà máa ń mọ àkókò tí mo fẹ́ jẹ àti àkókò tí mo jẹ́ kí n yàgò fún. Ni kókó ìdí, èyí mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ lẹ́ẹ̀kookan. Mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́, mo maa n, mo sa ba ma n ko iroyin ni ibi ise to ri mo kaa si apa kan pataki kan, ninu bi ise lo daadaa. Kíkọ ìròyìn kì í ṣe pé mo kàn ń kọ, mo kọ ń kọ ohun tí, tí ò ṣẹlẹ̀ nìkan, ó jẹ́ ọ̀nà tí mò ń fi ń ṣàpèjúwe ìṣe tí mò ń ṣe, ìpinnu àti, àti àgbà tí ohun tí a fẹ́ ṣe lóju ìwájú. Bí mo ṣe rí i pé bí ìròyìn bá péye, ó máa ń jẹ́ kí gbogbo ènìyàn ní ìmọ̀ tó dá nípa ohun tí ń lọ sí, di ìdárùn, ìdárúdàpọ̀ kún. Ni gbogbo ìgbà tí mo bá fẹ́ kọ ìròyìn, mo máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìkọjọ ìmọ̀. Mo fẹ́ mọ ohun tí mo fẹ́ kọ kí n tó bẹ̀rẹ̀ sí ní kọ. Mo máa ń rántí ohun tí ó ṣẹlẹ̀, ohun tí a jíròrò àti ohun tí a pinnu. Nígbà mí, mo máa ń kọ àwọn àkíyèsí kékeré sílẹ̀ nígbà tí iṣẹ́ ń lọ torí èyí ń ràn mí lọ́wọ́ láti rántí gbogbo ohun pàtàkì. Nígbà tí mo bá ti ṣe tán, mo máa ń gbìmọ̀ pé kí i, kí ìròyìn náà kéde sókì. Ṣùgbọ́n pé mo, mi ò fẹ́ kí ìròyìn jẹ́ ohun tí ó kun fún ìrọ́ àti kó ṣe pàtàkì. Mo fẹ́ kí ẹni tí yóò kà lè lóye ohun tí ó mọ kó láì ní ìṣòro torí náà mo máa ń gbìmọ̀ láti ṣètò ìròyìn sí apá kan bí i ti ṣẹ́, bí i ti ṣe iṣẹ́, ìṣòro àti, àti àpádé ojútùú àti ọ̀nà, ohun tí a fẹ́ ṣe lóju, lọ́jọ́ iwájú. Mo tún máa ń ṣọ́ra sí ibi tí mo sì ń lo èdè. Mo fẹ́ kí èdè tí mò ń fi ń kọ ìròyìn jẹ́ èdè tí gbogbo ènìyàn lè lóye. Kì í ṣe èdè tí yóò da àwọn ènìyàn lórí. Mo mọ̀ pé ìròyìn iṣẹ́ wọ̀dọ̀ jẹ́ ohun tí ó dá lórí òtítọ́ torí náà mo fẹ́ fi àfojúsùn tàbí ìmọ̀lára ara mi kù, kùn jù. Nígbà tí mo bá parí ìròyìn, mo sábà máa ń tún ka lẹ́ẹ̀kan si kí n lè rí ìdájú pé kò sí àṣìṣe. Mo fẹ́ kí ohun tí mò ń kọ jẹ́ ohun tí ó máa sì, tí ó mọ́ tó sì ṣe, tó sì péye. Mo tún máa ń gbìmọ̀ pé kí n fi ìròyìn náà ránṣẹ́ sí àwọn ènìyàn tí ó yẹ kí wọ́n rí torí ìròyìn kì í ṣe ohun tí a kọ fún ara ẹni nìkan. Mo ti rí i pé kíkọ ìròyìn kò ń kọ́ mi ní ọ̀pọ̀ nǹkan, ó kọ́ mi bí a ṣe lè ṣètò ìmọ̀, bí mo ṣe lè rántí ohun tí ó ṣẹlẹ̀ àti bí mo ṣe lè sọ ìmọ̀ fún àwọn mi tí ọ̀nà tí ó rọrùn, ó tún jẹ́ kí mọ ibi tí mo ti ń ṣe dáadáa àti ibi tí mo gbọ́dọ̀ tún ṣe. Ni kókó ìdí, mo sábà máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Mo máa ń kọ ìmọ̀ ju, mo máa ń kó ìmọ̀ jẹ́ kí n, kí n tó kọ. Mo fẹ́ kí ìròyìn jẹ́ kéde àti péye. Mo ń ṣọ́ra sí èdè tí a, mo ń ṣọ́ra sí èdè àti òtítọ́ nínú ìròyìn. Mo máa ń tún, mo máa ń tún ká kí n tó fi ránṣẹ́ fún mi. Ìròyìn, ìròyìn iṣẹ́ jẹ́ ohun tí ń jẹ́ kí iṣẹ́ lọ ní ìtẹ́lọ́rùn kó sì jẹ́ kí gbogbo ènìyàn mọ ohun tí ń ṣẹlẹ̀ tí ó bá fẹ́, tí ó sì jẹ́ kí gbogbo ènìyàn mọ nǹkan tí ó ṣẹlẹ̀ àti gbogbo nǹkan tí wọ́n ti ṣe níbi iṣẹ́ ní ọ̀sẹ̀ tó kọjá àti ọ̀ṣẹ̀

Bẹ́ẹ̀ni, màá ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Kódà mo ṣẹ̀ rà ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì tẹ́lẹ̀ pẹ́yìn ní lórí Jumia. Mo sábà máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì nítorí pé mo ti rí pé ó rọrùn gan, ó sì ní, ó sì ń fi àkókò pamọ́ fún mi. Ni ayé òde òní, ọ̀pọ̀ ohun tí, ọ̀pọ̀ ohun tí ènìyàn nílò lè wà lórí Íńtánẹ́ẹ̀tì. Lórí, torí náà mò ń fi, mo ti fi sí ìlànà mi pé kí n lo àfi han rẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú ìṣọ́ra, ní gbogbo ìgbà tí mo bá fẹ́ ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ní pé mo máa ń ṣe ìyàwó ibi tí mo ti fẹ́ ra ǹkan náà. Mo, mí ò fẹ́ rà ní kan lọ́wọ́ ibi tí kò dájú, torí mo mọ̀ pé ìtàn jìbìtì wà lórí Íńtánẹ́ẹ̀tì. Wọ́n sábà máa ń ka àlàyé wọn, ènìyàn tí wọ́n ti ra ǹkan níbẹ̀, kí n lè mọ̀ bóyá ìdí, ìdí ibi náà gbẹ́, ibi náà ṣe gbẹ́kẹ̀lé. Mo tún máa ń rántí pé kí n ṣàyẹ̀wò àlàyé, àlàyé nìkan tí mo fẹ́ rà dáadáa. Mi ò fẹ́ ràn ǹkan torí àwòrán nìkan. Mo máa ń ka ìtàn nípa ǹkan náà bí a ṣe ń ṣe àti bóyá ó máa bá ohun tí mo fẹ́ ṣe mu. Èyí ń ràn mí lọ́wọ́ láti yàgò fún ìbànújẹ́ lẹ́yìn tí mo bá ra ǹkan náà. Ọ̀kan pàtàkì mi ni pé mo máa ń ṣọ́ra sí owó àti ìsanwó. Mo fẹ́ lo ọ̀nà ìsanwó tí ó dájú, mo sì máa ń yàgò fún fífi, fífi àlàyé ìkòkò owó mi sí ibi tí kò dájú. Mo mọ̀ pé ààbò lórí Íńtánẹ́ẹ̀tì ṣe pàtàkì gan. Mo tún fẹ́ràn pé ìríra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ kí n lè fi, fi wé ya àwọn ǹkan lọ́pọ̀ ibi. Mo lè wó, mo lè wò wọ́n owó ìdánilójú àti ìtẹ́lọ́rùn àwọn oníbàárà mi kí n tó pinnu ibi tí mo máa ti rà. Èyí ń jẹ́ kí n lè ṣe ìpinnu tó dájú. Síbẹ̀ mi ò ra gbogbo ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Àwọn ǹkan wá tí mo fẹ́ rí tàbí fọ́wọ́ kan kín tó rà wọ́n nígbàbẹ́, mo máa ń fẹ́ lọ sí ọjà tàbí ilé ìtajà gidi fún mi. Ríra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì àti ríra ní ojú, ojú ọjà méjì ní àfin àti ẹ̀. Mo tún máa ń gbìmọ̀ pé kí n ka àkókò fífi ǹkan ránṣẹ́. Mi ò fẹ́ rìn ǹkan tí yóò pẹ́ jù láti dé. Páápàá tí mo bá nílò rẹ̀ lọ́wọ́lọ́wọ́, mo tún ṣàyẹ̀wò bóyá mo lè dá, mo lè dá ǹkan padà bí ó kò bá dà, torí èyí ṣe pàtàkì gan. Ni kókó ìdí, mo sábà máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń ṣàyẹ̀wò ibi tí mo fẹ́ ra ǹkan. Mo máa ń ka àlàyé ǹkan kí n tó rà. Mo ń ṣọ́ra sí ààbò ìsanwó. Mo máa ń fi wé ya àwọn àti ìdánilójú. Mo tún rán ǹkan kan ní ojú ọjà gidi fún mi. Ríra ǹkan torí Íńtánẹ́ẹ̀tì jẹ́ ohun tó rọrùn, ṣùgbọ́n ó nílò ọgbọ́n àti ìṣọ́ra. Tí ènìyàn bá lòó dáadáa, ó lè, ó lè fi àkókò àti àgbara pamọ́ gan. Àwọn ibi tí a ti máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ni bíi Jumia, Jiji, Konga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo sábà máa ń gẹ irun mi ní ọ̀pọ̀ ìgbà. Mo sábà máa ń gẹ irun mi ṣùgbọ́n i nkì í ṣe lẹ́ṣẹ̀ẹsẹ lójúmọ́ fún mi. Gígẹ irun jẹ́ ohun pàtàkì torí ó ń jẹ́ kí irun wà ní ìtọ́sọ́nà tó sì ń jẹ́ kí ojú ènìyàn dára pàápàá ní ibiṣẹ́ tàbí nígbà tí mo bá fẹ́ fi ara hàn dáadáa. Mo sábà máa ń gẹ irun mi lẹ́ẹ̀kan sí mẹ́ta ní oṣù gẹ́gẹ́ bí ìwọ àti bí irun ṣe ń dàgbà. Ṣùgbọ́n mo tún máa ń ṣe àyẹ̀wò rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àti mọ̀ bóyá ó nílò gé lẹ́sẹ̀kẹsẹ̀ tàbí bí kò ṣe pàtàkì lẹ́sẹ̀kẹsẹ̀. Nígbà tí mo bá fẹ́ gẹ irun mi, mo sábà máa ń pinnu irú gẹ̀ tí yóò bá irun mi mu. Mo fẹ́ gẹ irun níkan fún ìrìnàjò tàbí ìtẹ́lọ́rùn ojú. Mo fẹ́ kí irun o wà ní ìtọ́sọ́nà kó lè rọrùn láti tọ́jú rẹ̀. Mo tún mọ̀ rántí pé gẹ irun kì í ṣe ohun tí ń parí ìtọ́jú rẹ̀ torí pé lẹ́yìn tí a bá gẹ, ó tún nílò fífi epo tàbí omi ṣe àtójú rẹ̀ kí ó má bà dákẹ́ tàbí kó di gbígbẹ. Mo tún máa ń gẹ irun nígbà tí mo bá ní ìpàdé pàtàkì, ìṣẹ̀lẹ̀ kan tàbí ìrìnàjò pàtàkì. Nígbà be mo máa ń gẹ irun, irun ń jẹ́ kí ara wà ní ìtura àti dára tí ojú àwọn ènìyàn. Ó tún fi ìmọ́lára pé mo sọ ara mi hàn torí bí irun ṣe wà ní ìtọ́sọ́nà lè ní ipa lórí bí ènìyàn ṣe rí ìwà ní kókó gidi. Mo sábà máa ń gẹ irun mi lẹ́ẹ̀kan sí mẹ́ta ní oṣù. Mo máa ń ṣe àyẹ̀wò irun kí n tó gẹ. Mo fẹ́ kí irun wà ní ìtọ́sọ́nà tó sì rọrùn láti tọ́jú. Mo tún ń gẹ irun nígbà ìpàdé tàbí ìṣẹ̀lẹ̀ pàtàkì. Mo rántí pé lẹ́yìn gẹ irun, ó nílò ìtọ́jú tó yẹ. Mo sábà máa ń gẹ irun mi ní ìbámu pẹ̀lú ìṣàkóso ara mi láti ilèra irun kó ṣẹ̀ṣẹ̀ ṣe pé mo kàn wọlé níbi tí wọ́n ti ń gẹ irun lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ kí irun jẹ́ èsì tó kan tí mo fi ń tọ́jú ara mi ní gbogbo ìgbà tí mo bá gẹ irun. Mo sábà máa ń ṣe àyẹ̀wò àṣàyàn ọ̀nà gẹ̀ bí mo ṣe fẹ́ kí irun jẹ́ kékekè tàbí tótóbi, bí mo bá fẹ́ kí irun wà ní ìtọ́sọ́nà àti bóyá mo fẹ́ kí irun wà ní ara tó rọrùn láti tọ́jú lójoojúmọ́. Nígba mi, mo sábà máa ń gẹ irun lẹ́yìn ìpinu pé irun ti pẹ́ láti gẹ. Mo máa ń ṣọ́ra kí ń má ṣe gẹ irun lọ́pọ̀lọpọ̀ ju torí gẹ irun lọ́pọ̀lọpọ̀ lè fa irun lágbára kó dákẹ́ tàbí kó di gbígbẹ. Mo tun ranti pe itoju leyin gige se pataki. Lẹ́yìn gẹ, mo sábà máa ń lo epo irun tàbí omi tó dára kí irun má bà bàjẹ́ kí ó sì ní ìtura. Mo tún máa ń gẹ irun nígbà tí mo bá fẹ́ ṣe àfihàn ara mi dáadáa gẹ́gẹ́ bí níbi ìpàdé iṣẹ́, ìṣẹ̀lẹ̀ pàtàkì tàbí ìrìnàjò kan. Mo ti kọ́ láti mọ̀ pé bí irun ṣe wà ní ìtọ́sọ́nà lè ní ipa lórí bí àwọn ènìyàn ṣe n rí mi. Ó tún fi ìmọ́lára hàn pé mò ń bọ̀wo fún ara mi àti àwọn ènìyàn tó yí mi ká.

Mo máa ń lo àwọn áàpù púpọ̀ lórí fóònù mi. Nínú àwọn áàpù tí mo máa ń lò, mo sábà máa ń lò ọ̀pọ̀ àwọn áàpù lórí fóònù mi àti kọ̀m̀pútà ṣùgbọ́n díẹ̀ ni mò ń lò jùlọ torí pé wọ́n wúlò fún iṣẹ́, ìmọ̀ àti ìdárayá fún mi. Mo fẹ́ kí ohun tí mò ń fi àkókò mi sí jẹ́ ohun tó ń fún mi, tó ń fún àǹfàní wá àti kó iṣẹ́ jẹ́ pé kò dá mi lọ́. Àwọn áàpù tí mò ń lò jùlọ ni ẹ̀kọ́ àti ìmọ̀. Mo sábà máa ń lo áàpù bíi Medium, Coursera àti Khan Academy láti mọ ojú, ojú kó àwọn ọgbọ́n tuntun àti jẹ́ kí ọpọlọ mi wà ní ìfarabalẹ̀. Ní gbogbo ọjọ́, mo sábà máa ń ṣe ẹ̀rọ àwọn nǹkan tuntun kí n lè ní ìmọ̀ ṣe àti agbára lórí iṣẹ́ àti ayẹyẹ ìbánisọ̀rọ̀. Áàpù bíi WhatsApp, Telegram àti Slack jẹ́ pàtàkì gan fún mi. Mo fi ń wọ́n, mo fi ń wọ bá, bá ọ̀rẹ́ àti ẹbí àti àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ sọ̀rọ̀. Ṣíṣe ìbánisọ̀rọ̀ dáa jẹ́, dáadáa jẹ́ pàtàkì torí ó ń jẹ́ kí mo mọ ohun tó ń lọ ní ayé, ayé wọn àti ní ibi iṣẹ́. Ìdá, ìdárayá àti ìsinmi, mo ní áàpù bíi Spotify, YouTube àti Audiolible fún fíìmù, orin àti ìtàn. Mo sábà ń lo, lò wọ́n nígbà tí mo bá fẹ́ sinmi, nígbà tí mo bá fẹ́ rin tàbí ní, tàbí ṣe ìdárayá, tàbí nígbà tí mo bá fẹ́ kọ́ ẹ̀kọ́ láti, tàbí podcast. Ìṣètò àti ìṣàkóso, áàpù bíi Google Calendar, Notion àti Todoist jẹ́ kí n lè ṣètò ìgbésì, ìgbésẹ̀ ojoojúmọ́, ṣàkóso ìpinnu àti rántí ohun tí mò ń nílò láti ṣe. Mo rántí pé ṣíṣe àkóso ohun tí mo fẹ́ ṣe jẹ́ nǹkan pàtàkì fún ìdàgbàsókè ara mi àti iṣẹ́, ìr, ìrọ̀wọ́ṣọ́wọ́, ṣọ́rọ́ àti ìrìnàjò. Google Map àti Uber jẹ́ wúlò fún mi nígbà tí mo bá rin ìrìnàjò. Mo sábà máa ń lò wọ́n láti mọ ìtọ̀sí bí a ṣe lè dé ibi ti àti bóyá ó dájú pé mo lè dé ní àkókò síbẹ̀. Mo fẹ́, mò ń fi gbogbo áàpù sí iṣẹ́. Mo máa ń ṣọra pé kí ń má bàá jẹ́ pé mo fi àkókò mi sí áàpù tí kò ní àǹfàní tàbí yóò dá mi, yóò dá mi lọ́. Mo tún sábà máa ń ṣe ẹ̀rọ àkópọ̀ ìṣètò áàpù mi lẹ́ẹ̀kọ̀kan kí n lè mọ bóyá gbogbo ohun tí mò ń fi sí, sì, mo, mo fi sílẹ̀ wúlò gẹ́gẹ́ bí mo ṣe fẹ́. Ní kókó ìdí, mo sábà máa ń lo áàpù fún ìmọ̀, ìbánisọ̀rọ̀, ìsinmi, ìṣètò àti ìrìnàjò. Mo máa ń yan áàpù tí ó wúlò kó sì jẹ́ pé kò dà, kò dá mi lọ́. Mo sábà máa ń ṣe àyẹ̀wò ohun tí mo fẹ́ sílẹ̀ láti mọ bóyá ó ṣe pàtàkì. Àwọn áàpù tí mo máa ń lò jùlọ, Medium, Coursera, WhatsApp, Spotify, YouTube, Notion, Google Calendar, Google Map. Àwọn áàpù ìmọ̀ ti àti ẹ̀kọ́ mo sábà máa ń lo Medium, Coursera àti Duolingo. Wọ́n ń jẹ́ kí n lè kọ́ ìmọ̀ láti fi àkókò pé, fún apẹ̀rẹ̀. Lẹ́yìn iṣẹ́, mo máa ń lo Duolingo láti kọ́ èdè tuntun tàbí lo Coursera láti kọ́ ọgbọ́n tuntun. Fún iṣẹ́, Medium jẹ́ kí n lè ka àwọn àgbélékọ̀ọ́ tó ṣe pàtàkì ó sì fún mi ní àyọkà tí yóò ran mí lọ́wọ́ láti ròjìnlẹ̀ nípa ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ní ayé àti iṣẹ́. Áàpù ìsọ, ìbánisọ̀rọ̀ àṣ, àti iṣẹ́ WhatsApp, Telegram, Slack àti Zoom jẹ́ àwọn áàpù tí mo lò jùlọ láti bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ àti, àti ọ̀rẹ́ mi sọ̀rọ̀ pẹ̀lú wọn. Mo lè ṣe ìpàdé lórí fídíò, fi àwọn ráǹtì tàbí ìwé ránṣẹ́ àti jẹ́ kí ìbánisọ̀rọ̀ ṣiṣẹ́ lọ́nà tó péye. Nígbà mi, mo sábà máa ń lo Slack láti tọ̀pa iṣẹ́ ojoojúmọ́ kí n lè mọ ohun tí gbogbo ènìyàn ń ṣe ó sì jẹ́ kí n mọ kí, ó sì jẹ́ kí mo lè fa fowó pamọ́ ìmọ̀ iṣẹ́. Áàpù ìdárayá àti ìsinmi Spotify, YouTube, Audible àti Calm jẹ́ ohun tí mo sábà máa ń lò fún ìsinmi àti ìdárayá. Nígbà tí mo bá ṣe ìdárayá, Spotify máa ń fún mi ní orin tí ó lè fún mi ní àgbára. Nígbà tí mo bá fẹ́ sinmi lẹ́yìn ọjọ́ iṣẹ́, mo sábà máa ń lo YouTube.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò gan n torí ó jẹ́ ọ̀nà pàtàkì tí ń jẹ kí ènìyàn lè ṣe ohun tó wúlò. Ó sì ní fi àkókò rẹ̀ sanà. Ni gbogbo ọjọ́, mo máa ń lo ọgbọ́n àti ṣètò láti dájú pé ohun tí mo fẹ́ ṣe ṣẹlẹ̀. Ó sì jẹ́ pé mo fi àkókò pamọ́ ní ǹkan tí ó kò ṣe pàtàkì. Báwo ni mo ṣe ń ṣe ìrànwọ́ àkókò? Ṣètò àkókò. Mo sábà máa ń lo kàléńdà tàbí áàpù kàléńdà mi láti ṣètò gbogbo ohun tí mo ní láti ṣe ní ọjọ́ náà. Mo sábà, mo máa ń fi àkókò ṣe sí ìpàdé, iṣẹ́ ojúmọ́, ìdárayá, àkókò ìsinmi àti àwọn ohun mìí tí ó ṣe pàtàkì. Èyí ń jẹ́ kí mo bóyá mo ní àkókò tó pé fún gbogbo ohun, ó sì jẹ́ pé ó ní, ó ní gba gbẹ̀ ohun, gbogbo ohun tí mo nílò láti ṣe. Se àtọ́jú isẹ́. Mo máa ń ṣe to-do list tàbí àtọ́jọ́ iṣẹ́ ojoojúmọ́ mi tí, tí ń máa ń yá ohun tó ṣe pàtàkì jù ló ti mọ̀ ní láti ṣe, ṣe ní kókó àkókò pẹ̀lú àtọ́jọ́ yìí. Mo lè mọ ohun tó yẹ kí n ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ àti ohun tí mo lè ṣe lẹ́yìn. Se ìpinnu àkókò fún iṣẹ́ kọ̀ọ̀kan. Mo máa ń pinnu pé gbogbo iṣẹ́ yóò gba àkókò tó pé yé Fún àpẹẹrẹ, mo lè sọ pé iṣẹ́ kan yóò gba wákàtí méjì, iṣẹ́ kejì yóò gba ìṣẹ́jú mẹ́rìnlọ́gọ́rìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí ń jẹ́ kí n mọ̀ pé mo ní, mo, mi ò ní fi àkókò mi sí ohun tí yóò gba àkókò jù tí mo lè fi ṣe é lọ. Yoga yóò yàgò fún ìdámú àti ìdámú àkókò. Mo mọ̀ pé ìdá, ìdáradára àkókò ń bẹ ní ibi tí mo dákẹ́ kò sì jẹ́ pé mo fi àkókò mi sanà lórí ǹkan tí kò ṣe pàtàkì. Mo sábà máa ń gba fóònù tàbí áàpù tó lè fa ìdámú kí n lè dojúkọ ohun tí mò ń, ohun tí mo fẹ́ ṣe, àtúnṣe nígbà tí ó yẹ. Mo máa ń ṣe ìwà àkókò bí mi lẹ́ẹ̀kọ̀ọ́ kí n lè rí bóyá ohun tí mò ń ṣe wúlò àti bóyá mo ní láti ṣe àtúnṣe. Bí mo bá rí ǹkan àti kò ṣe pàtàkì, mo máa ń dá àkókò mi padà kí ó lè wà ní ìbámu pẹ̀lú ìpinnu mi. Fọwọ́ sí àkókò fún ìsinmi àti ìdárayá. Mo tún máa ń pe ìrànwọ́ àwọn tó dájú nígbà tí mo bá fọwọ́ sí àkókò fún ìsinmi. Mo sábà ń fi ìsinmi pẹ̀lú ìdárayá sílẹ̀ gẹ́gẹ́ bí apá kan ìdáná mi torí ó jẹ́ kó rọrùn láti ní agbára àti ìfaramọ́lẹ̀ ní gbogbo ọjọ́. Ni kókó ìdí, mo sábà máa ń ṣe ìtọ́sọ́nà àkókò láti mọ ohun tí mo ní láti ṣe. Mo máa ń ṣe àtọ́jú isẹ́ ojoojúmọ́ àti yàn ohun tó ṣe pàtàkì jù lọ. Mo máa ń dá ìpinnu pé iṣẹ́ kọ̀ọ̀kan yóò gba àkókò tó yẹ. Mo yàgò fún ìdámú àti ohun tó lè fà mí kúrò ní ohun tó ṣe pàtàkì. Mo sábà máa ń ṣe àtúnṣe àti ṣe èwù bóyá ohun tí mò ń ṣe wúlò, ohun tó ń fọwọ́ sí àkókò fún ìsinmi àti ìdárayá. Àwọn ǹkan tún pọ̀ tí bí mo ṣe máa ń ṣe, bí mo ṣe máa ń ṣe ìrànwọ́ àkókò mi. Díẹ̀ nínú rẹ̀ tí mo tún mọ̀ ní pé fífi àfojúsùn pẹ̀lú ìrànwọ́ àkókò. Mo sábà máa ń bẹ̀ ọjọ́ mi pẹ̀lú ìfojúsùn kedere. Mo rántí ohun tí mo fẹ́ ṣe ní ọjọ́ náà, ohun tí ó ṣe pàtàkì jù lọ àti ohun tí mo lè ṣe láì fi àkókò pamọ́. Fífi àfojúsùn dájú ń jẹ́ kí mo dájú kọ ohun tí yóò ṣe pàtàkì. Ó sì jẹ́ pé mi ò fi, mi ò fi agbára mi sí ǹkan tí kò ṣe pàtàkì. Ni gbogbo ìgbà tí mo bá ti kọ àfojúsùn, mo sábà ń pín wọn sí ìpinnu kékeré tó rọrùn láti ṣe torí èyí ń jẹ́ kí iṣẹ́ lọ́wọ́ lọ, kí ó sì dá mi lọ́, lọ lílọ àkókò ní ìgbà tí ó pé ye. Mo tún máa ń mọ̀ bóyá àkókò tí mo fẹ́ ṣe ohun kan pé ye. Fún àpẹẹrẹ, mo sábà máa ń ṣe iṣẹ́ tó fẹ́ ìmọ̀-ìjìnlẹ̀ ní òwúrọ̀ nígbà tí ópolo.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata. Mo sábà máa ń jẹ oúnjẹ tó ní ata torí ó ń fún mi ní adùn tó dára gan àti ìfarabalẹ̀ ọpọlọ nígbà tí mo bá ń jẹun. Ata máa ń sún ìrírí oúnjẹ mi lọ́tọ̀ ó sì jẹ́ pé ohun tí mo bá ń jẹ dùn gan-an. Ṣùgbọ́n mo sábà máa ń ṣọ́ra pé kí n má fi ata púpọ̀ jù torí bí ó bá pọ̀ jù ó lè fa ìbànújẹ́ ní ikùn tàbí ìjẹjẹra. Ní gbogbo ìgbà tí mo bá fẹ́ jẹ oúnjẹ tó ní ata, mo sábà máa ń yan iru ata tó yẹ pẹ̀lú ata ilé àti ata tí tó gbẹ tàbí ata pábẹ́lẹ́. Ẹ̀dà ata kọ̀ọ̀kan ní ìrírí àti adùn ti rẹ̀, mo sì sábà máa ń yan èyí tí ó bá ìfẹ́ àti ìlera mi mu. Mo tún fẹ́ràn pé ata ń jẹ́ kí oúnjẹ wà ní ìtọ́sọ́nà torí ó ń múra àwọn èròjà mìíràn pòpọ̀ kó sì ń fi adùn mi kún. Pẹ̀lú ata, mo sábà máa ń ní ìrírí tí ó ń jẹ kéékèèké, ó sì ń jẹ́ kí ìrìnàjò inú adùn kọ̀ọ̀kan tí mo bá jẹ ní kókó gidi. Mo fẹ́ràn oúnjẹ tí ó ní ata torí adùn àti ìrírí rẹ̀. Mo sábà máa ń yan iru ata tí ó yẹ kí oúnjẹ má bàjẹ́. Mo ṣọ́ra pé kí n má fi ata púpọ̀ kí ó má fa ìbànújẹ́. Ata ń mú adùn oúnjẹ pọ̀ kó sì jẹ́ pé ohun tí mo bá jẹ dùn. Mo sábà ń fi ata dára pọ̀ pẹ̀lú àwọn èròjà mìíràn láti mú ìtọ́sọ́nà wá. Mo sábà ń fẹ́ oúnjẹ tí ó ní ata torí adùn àti láti fi ọpọlọ mi sí ìdánilójú. Ata ń jẹ́ kí oúnjẹ má dùn gidi gan, ó sì ń mú kí gbogbo èròjà inú rẹ̀ pọ̀ sí i ní gbogbo ìgbà tí mo bá jẹ oúnjẹ. Mo sábà máa ń rí i pé bí ata ṣe wà, oúnjẹ yóò ní ìrírí ìdánilójú tí kò sì fiwé. Mo tún mọ̀ pé ata ní àwọn àfààní ìlera. Ata ilé àti ata pábẹ́lẹ́ ní vitamin C, antioxidant àti capsaicin tó lè mú kí ara máa ṣiṣẹ́ dáadáa, kí ẹ̀jẹ̀ má rìn dáadáa àti kó lè dí ìrora kéékèèké kù. Torí náà, jíjẹ oúnjẹ tó ní ata kọ̀ọ̀kan fún adùn nǹkan tó ní ìwúlò fún ìlera. Ṣùgbọ́n mo sábà máa ń ṣọ́ra pẹ̀lú iye ata tí mo fi ń jẹ torí pé bí ó bá pọ̀ jù ó lè fa ìbànújẹ́ ní ikùn, ẹ̀dọ̀ fóófóó tàbí ẹ̀jẹ̀ gbígbẹ. Mo sábà máa ń fi ìwọ̀n tó yẹ kó sì jẹ́ pé oúnjẹ mí wà ní ìbámu pẹ̀lú ìlera àti adùn tí mo fẹ́ nínú oúnjẹ náà.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọgbọ́n nílé mi torí ó jẹ́ kí ìgbésẹ̀ ojoojúmọ́ rọrùn ó sì jẹ́ pé gbogbo ohun wà ní ìbámu. Wọ́n ṣe ìrànwọ́ fún mi ní iṣẹ́ ìṣètò, ìtura àti ìdánilójú pé ohun gbogbo lọ dáadáa. Àwọn ẹ̀rọ ọgbọ́n tí mo sábà ní nílé ni smartphone, ẹ̀rọ pàtàkì jùlọ fún ìbánisọ̀rọ̀ ìmílẹ̀, ìṣètò àti ìmúlò app. Mo sábà máa ń lò ó fún ìbánisọ̀rọ̀ pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́, ṣíṣe ìpinnu ọjọ́ àti fífi àkókò mi ṣàkóso. Smart TV, mo sábà máa ń lò ìdárayá fíìmù àti eré orin. Smart TV ń jẹ́ kí n lè wo YouTube àti Netflix àti àwọn áàpù ìdárayá mìíràn láti lo ọ̀nà tó rọrùn. Smart speaker tàbí Alexa tàbí Google Home, ẹ̀rọ yìí wúlò fún ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹ̀rọ mi nílé. Mo máa ń lò wọ́n láti gbọ́ orin, ṣàyẹ̀wò ọjọ́ àti ṣètò ìrántí tàbí bẹ́ẹ̀ ìbéèrè tó rọrùn. Smart light tàbí thermostat mo sábà máa ń lò fún ìtura àti ìṣàkóso agbára. Wọ́n ń jẹ́ kí mo lè yí ìmọ́lẹ̀ padà láti ṣètò ìtura ilé mi láì fi owó kan bo gbogbo ìṣílẹ̀. Smart plug àti home security device, wọ́n ń jẹ́ kí n lè ṣàkóso àwọn ẹ̀rọ amúlẹ̀ tuntun àti ìmọ̀ láti ọ̀dọ̀ pẹ̀lú fóònù mi àti pé mo tún lè ṣàyẹ̀wò ààbò ilé mi láì lọ sí gbogbo yàrá ní gbogbo ìgbà. Mo sábà máa ń lò wọ́n pẹ̀lú ìṣọ́ra àti ìmọ̀lá ojútùú. Mo mọ̀ pé àwọn ẹ̀rọ ọgbọ́n lè jẹ́ olóògan gan, ṣùgbọ́n bí kò bá ṣọ́ra, ó lè fa ìṣòro lórí ìpámo àti àkoso ọjọ́. Torí náà mo sábà máa ń dájú pé gbogbo ohun tí mò ń ṣe pẹ̀lú ẹ̀rọ ọgbọ́n dájú ló kó sì jẹ́ pé ó ń ní àǹfààní tó daju. Ní kọ́rọ́ gidí mo ní smartphone, Smart TV, smart speaker, smart light, thermostat, smart plug àti home security device. Mo sábà máa ń lò wọ́n fún ìbánisọ̀rọ̀, ìdárayá, ìṣàkóso ilé àti ààbò. Mo sábà máa ń lò wọ́n pẹ̀lú ìṣọ́ra àti ìmúlò tó yẹ. Wọ́n ran mi lọ́wọ́ láti ṣe ìgbésẹ̀ lójoojúmọ́ rọrùn àti dájú. Ṣíṣe pọ̀ àwọn ẹ̀rọ pẹ̀lú àwọn smart home integration, mo sábà máa ń ṣe àwọn ẹ̀rọ ọgbọ́n nílé mi ṣíṣe pọ̀ fún àpẹẹrẹ smart speaker mi lè sọ fún smart light láti tàn tàbí pé ìmọ́lẹ̀ ní ìgbà tí mo bá ń gbọ́ orin tàbí nígbà tí mo bá wà sẹ́yìn. Ẹ̀rọ thermostat lè yí ìtura padà ní ìbámu pẹ̀lú ìgbà tí mo wà lórí ilẹ̀. Èyí ń jẹ́ kí gbogbo ilé ṣiṣẹ́ lọ́nà tó rọrùn kó sì jẹ́ pé mo lè dojúkọ ohun tó ṣe pàtàkì jùlọ ní gbogbo ọjọ́. Àwọn ìrànwọ́ nípa ìmọ̀lá àkókò, mo sábà máa ń lo smart speaker àti fóònù láti fi ìrántí sílẹ̀, ṣètò àkókò iṣẹ́ àti tọpa ohun tí mo ní láti ṣe fún àpẹẹrẹ mo lè sọ fún Alexa tàbí Google Home pé kí ó rántí ìpàdé kan ní ọ̀sán kí ó má bà gbagbé. Èyí ń jẹ́ kí mo mọ̀ ní ìmúlò àkókò tó péye kó sì din ìdámúku ní gbogbo ọjọ́. Àwọn ẹ̀rọ ìlera, mo tún ní àwọn ẹ̀rọ ìlera, smart scale, smartwatch tàbí fitness tracker. Wọ́n ń tọpa ìlera mi bí i ìdọ̀tí ẹ̀jẹ̀ àti ìdọ̀tí ọpọlọ, iṣẹ́ ọjọ́ àti ìgbẹ́ mi ara ní gbogbo ọjọ́. Mo sábà máa ń wo àbájáde wọn kó sì jẹ́ pé mo mọ ìlera mi dáadáa. Èyí ló ń jẹ́ kí mo mọ bí mo ṣe lè túnṣe ìlera mi àti àkóso ọjọ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń tan ìkíni lórí fóònù mi ṣùgbọ́n mo ma n, mo sábà máa ń ṣe é ní ìsọ́ra láti má bà, láti má bàá jẹ́ pé mo ní ìdààmú tàbí ó lè dojúkọ ohun tó ṣe pàtàkì. Ìkíni jẹ́ wúlò kan fún mi torí pé ó ń jẹ́ kí n mọ ìṣẹ̀lẹ̀ tuntun nígbà tí ó bá ṣẹlẹ̀ ṣùgbọ́n bí o bí wọ́n bá pọ̀ jù ó lè dá mi lórọ̀. Bọ̀ ó ni mo sì ń lo ìkíni lórí fóònù mi. Àṣanya ohun tí yóò tan ìkíni, mo sábà máa ń yan áàpù tí ó fẹ́ kí ó tan ìkíni nìkan. Fún àpẹẹrẹ, mo jẹ́ kí ìmílẹ̀, ìṣẹ́ ìpàdé àti àwọn ìbánisọ̀rọ̀ pàtàkì tan ìkíni ṣùgbọ́n mo máa ń pa ìkíni fún ìròyìn tó kéré tàbí áàpù tí kò ṣe pàtàkì. Èyí jẹ́ kí mo máa bàá jẹ́ ní ìdààmú. Àkókò tí mo ń gba ìkíni, mo sábà máa ń ṣètò- mo sábà máa ń ṣètò pé díẹ̀ nínú àwọn ìkíni yóò tán nígbà tí mo bá wà lórí ìsinmi tàbí nígbà tí mo bá fẹ́ dojúkọ iṣẹ́. Fún àpẹẹrẹ, mo sábà máa ń gba ìkíni ní alẹ́ kí n lè sun dáadáa. Ìbáṣepọ̀ pẹ̀lú ìtẹ́ ṣíṣe ìkíni jẹ́ kí n mọ ìpinnu àti iṣẹ́ tó ṣe pàtàkì nígbà tí ó ṣẹlẹ̀. Bí mo bá gba ìkíni lórí ìpàdé, iṣẹ́ tàbí ìbánisọ̀rọ̀ pàtàkì, mo lè ṣe ìmúlò àkókò mi dáadáa kó sì jẹ́ pé moni- gbàgbé oun tí mo ṣe. Un tó ṣe pàtàkì. Ṣíṣe àtúnṣe, mo sábà máa ń ṣe àyẹ̀wò ìkíni mi lẹ́ẹ̀kọ̀kan kí n lè mọ bóyá wọ́n ń wúlò gidi tàbí wọn, tàbí bóyá wọ́n lè di ni wọn le dé dẹ́ ní wọn kù. Èyí ń jẹ́ kí mo lè ní àkóso lórí fóònù mi kó sì jẹ́ pé ìkíni rán mi lọ́wọ́ kì í ṣe kó dá mi lórọ̀ ní kókó gidi, mo sa ba máa ń mo sábà máa ń tan ìkíni fún ohun tó ṣe pàtàkì gidi lọ lórí fóònù mi. Mo sábà máa ń pa ìkíni fún ohun tí kò ṣe pàtàkì nígbà ìsinmi. Mo sábà máa ń lo ìkíni láti ṣe ìmúlò àti láti iṣẹ́ tó yẹ. Mo sábà máa ń ṣe àtúnṣe àti àṣeyẹwò ìkíni ni mi lẹ́ẹ̀kọ̀kan. Mo máa ń pa ìkíni mi lálẹ́ tí mo bá fẹ́ sùn kí n lè bàa sùn dáadáa. Ṣíṣepọ̀ ìkíni pẹ̀lú ìṣàkóso àkókò, ìkíni jẹ́ ọ̀nà pàtàkì fún mi láti mọ ohun tó ń ṣẹlẹ̀ láì fi àkókò mi sànà. Mo sábà máa ń ṣètò ìkíni fún iṣẹ́ tó ṣe pàtàkì gan gẹ́gẹ́ bí ìpàdé, ìbánisọ̀rọ̀ pàtàkì, ìmílẹ̀ àti ìkílelò aápù tó wúlò. Nígbà tí mo bá gba ìkíni, mo mọ̀ pé iṣẹ́ yẹn ní àkókò kó sì jẹ́ pé mo lè ṣe àtúnṣe pẹ̀lú àkóso àkókò mi. Àwọn áàpù tí mo sábà ń gba ìkíni láti ọ̀dọ̀ wọn, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ WhatsApp àti Telegram àti Messenger. Ìkíni yìí ń jẹ́ kí n mọ ìpinnu ọ̀rẹ́ àti ẹbí lẹ́sẹ̀kẹsẹ̀. Ìmílẹ̀ Gmail àti Outlook, ìkíni yìí ń jẹ́ kí n mọ ìwé pátápátá tí ó ń ṣe pàtàkì fún mi. Ìṣètò Google Calendar àti Todoist, ìkíni yìí ń rán mi létí nípa ìpàdé, ìpinnu tàbí iṣẹ́ tí mo ní láti ṣe. Ìrìnàjò àti ìròyìn Uber, Google Map àti BBC News, ìkíni yìí ń jẹ́ kí n mọ ìrìnàjò àti ìṣẹ̀lẹ̀ tuntun nígbà tí ó ṣẹlẹ̀. Ṣíṣe àyẹ̀wò àti yíyan ìkíni, mo sábà máa ń ṣe àyẹ̀wò gbogbo ìkíni tí mo gbà lẹ́ẹ̀kọ̀kan. Mo máa ń dín ìkíni kù fún ohun tí ó ṣe pàtàkì kí n lè dojúkọ ohun tí ó wúlò gan. Èyí tuń jẹ́ kí fóònù mi jẹ́ ọ̀nà ìrànwọ́ tó ní ìtẹ́lọ́rùn kó sì máa bàá jẹ́ pé mo fi àkókò mi sànà.

Mo sábà máa ń lọ sí ọjà lẹ́yìn tí mo bá ti ṣe àtòjọ ohun tí mo fẹ́ fẹ́ rán. Ni gbogbo, ní gbogbo mo máa ń lọ lájú ọ̀run tàbí ní ọ̀sán. Nígbà tí ọjà kò tíì kún fún nkan, kó sì jẹ́ pé mo lè ra ohun tí mo fẹ́ ní ìtẹ́lọ́rùn. Báwo ni mo nṣe rí? Báwo ni mo ṣe ń ṣe ìrìnàjò lọ sọ́jà? Ìtọ́sọ́nà ohun tí mo fẹ́ rà ṣáájú kí n lọ, mo máa ń ṣe àtòjọ ohun tí mo fẹ́ rà kí n lè mọ ohun tí ó ṣe pàtàkì jù lọ. Èyí ń dẹ àkókò tí mo máa ń lò lórí ohun tí ó ṣe pàtàkì kù. Àkókò tó dáa, mo sábà máa ń, mo sábà máa ń yàn ìgbà tí ọjà kò ní kún, kò ní ní ìkúná púpọ̀. Lọ́pọ̀ ìgbà mo máa ń lọ lẹ́yìn òwúrọ̀ tàbí lẹ́yìn tí ìpàdé ọjà òwúrọ̀ ti parí. Nígbà yìí, mo lè ra ohun tí mo fẹ́ láìsí ìdàkejì ó sì jẹ́ pé mo ní ìtẹ́lọ́rùn lórí rírà mi ìpinnu. Lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí mo bá wà ní ọjà, mo sábà máa ń mọ ohun tí mo fẹ́ na láìsí ìpinnu pé ó kí ó pé tó kí n má ba fi àkókò mi ṣàná. Mo tún san ohun lẹ́sẹ̀kẹsẹ̀ kí n lè lọ, kí n lè lọ sí ohun tí ó tẹ̀síwájú ó sì jẹ́ pé ìrìnàjò ọjà yẹn rọrùn. Sísé àtúnṣe ní ọjà. Nígbà mìíràn, mo sábà máa ń rí ohun tó dára jù lọ tàbí tó wúlò jù ohun tí mo pinnu lọ. Nígbà yìí mo máa ń ṣe àtúnṣe àtòjọ mi, ṣùgbọ́n mo sábà máa ń ṣe pẹ̀lú ìsọ́ra kí ń má ba fi àkókò mi ṣìnà. Ìrìnàjò pẹ̀lú ìmolára àkókò. Mo sábà máa ń mọ̀ pé ìrìnàjò tó lọ sí ọjà kò yẹ kí ó jẹ́ pé mo fi gbogbo ọjọ́ mi ṣàná. Mo sábà máa ń lọ nígbà tí mo ti ní ìmúlò àt--, ìmúlò àkókò tó pé kí n lè fi ìrìnàjò náà jẹ́ ohun ìtẹ́lọ́rùn kó sì jẹ́ pé mo ṣe ìrín mi ní ọjọ́ tó da. Ni kókó gidi ni mo sábà máa ń lọ sí ọjà lẹ́yìn tí mo bá, tí mo, tí mo, tí mo ti ṣe àtòjọ ohun tí mo fẹ́rán. Mo sábà máa ń lọ nígbà tí ọjà kò kún fún ìkúná. Mo sábà máa ń ṣe ìpinnu lẹ́sẹ̀kẹsẹ̀ ní ọjà kí n má ba fi àkókò mi ṣìnà. Mo sábà máa ń ṣe àtúnṣe ní ọjà pẹ̀lú ìsọ́ra. Mo sábà máa ń pé ìrìnàjò ọjà yẹ kí ó jẹ́ ìtẹ́lọ́rùn àti ìrònú. Mo sì tún ní àwọn ǹkan mi tí mo máa ń ṣe bíi ṣíṣe àkóso àkókò ní ọjà. Ni gbogbo ìgbà tí mo bá lọ sí ọjà, mo sábà máa ń kọ àkókò tí mo ti pinnu láti wà níbẹ̀ fún àpẹẹrẹ mo máa ń yan ìṣẹ́jú mẹ́wàá tàbí ọgbọ̀n lẹ́ò, láàgọ́rin ún kọ́ tó pé mo yẹ ká ti lọ. Èyí ń jẹ́ kí n lè ra ohun tí mo fẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kó sì jẹ́ pé ó ní, ó ń fi àkókò mi ṣìnà ní yíyan ohun tó yẹ. Sísé ìmúlò ìtà síṣe. Ni ọjà mo sábà máa ń lo, mo sábà máa ń lọ láti mọ ohun tó ṣe pàtàkì gan fún àpẹẹrẹ mo máa ń lọ kọ́kọ́ sí apá kan èròjà tuntun tàbí, tàbí àwọn ohun tí mo ti pinnu láti rà ní ìtọ́sọ́nà. Ìlànà yìí ń jẹ́ kí mo máa bá bí, bá fi àkókò mi ṣìnà kó sì jẹ́ pé mo ní ìrírí tí ó dáa. Sísé àkóso iye owó. Mo sábà máa ń ní àtòjọ iye owó ṣáájú kí n tó lọ sí ọjà. Mo sábà máa ń, mo sábà máa ń mọ iye tí mo fẹ́ fi ná torí èyí ń jẹ́ kí n lè ra ohun tí mo fẹ́ láìsí ìbànújẹ́ nígbà tí mo bá délé. Èyí tún ń jẹ́ kí mo mọ bí ó ṣe lè ṣe àtúnṣe pẹ̀lú ohun tó tí mo fẹ́ rán ó sì jẹ́ pé ìrìnàjò ọjọ́ mi rọrùn, àtúnṣe àti ìrírí àfiyẹ̀sí. Nígbà mìí mo sábà máa ń rí ohun tó dára jù lọ tàbí ohun tí mo kò mọ pé mo ní láti rà. Nígbà yìí mo sábà máa ń ṣe àtúnṣe pẹ̀lú ìmúlára àkókò torí mo fẹ́ràn kí ìrìnàjò ọjà jẹ́ ohun ìtẹ́lọ́rùn. Mo tún sábà máa ń fi àfiẹ̀sí ohun tí mo máa rà bí ó ṣe wúlò fún mi kó sì jẹ́ ìrìnàjò tó.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn fèrèsé ọkọ̀. Mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀ torí ó ń fún mi ní ìmọ̀lára, ìtura àti ìrìnàjò tó dáa nígbà tí mo bá wà ní ọkọ̀. Fèrèsé jẹ́ ọ̀nà tó dọdú láti wo àyíká gbogbo, gbádùn ìmọ́lẹ̀ òòrùn àti kí n ní ìfarabalẹ̀ sí ohùn tí, tí ń, tí ń lọ yíká. Báwo ni mo ṣe ń lo fèrèsé ọkọ̀? Fífẹ́ hàn wo àyíká, mo sábà máa ń ṣe ìrìnàjò ní ìmọ̀lára rere nígbà tí fèrèsé ọkọ̀ sí. Mo lè wo ìlú àwọn ọgbà ọdọ̀ tàbí àwọn èèyàn lórí ọ̀nà. Èyí ń jẹ́ kí ìrìnàjò kọjá lọ ní ìtẹ́lọ́rùn, kó sì tún jẹ́ kí n ní ìfarabalẹ̀ sí ayé tó yíká mi. Ìtọ́jú ìtura, nígbà tí mo bá sí fèrèsé ọkọ̀ díẹ̀, afẹ́fẹ́ tuntun máa ń wọ inú ọkọ̀, ó sì jẹ́ pé mo ní ìtura. Mo sábà máa ń ṣọra pé kí afẹ́fẹ́ má bá, má bá jẹ fún mi, fún àwọn àká, fún àwọn àkúnrin àbúrò tó wà ní ọkọ̀. Ìmọ̀lára ìdákẹ́jẹ́, fi-fífẹ́ fèrèsé ọkọ̀ jẹ́ ọ̀nà tó dájú láti ní ìmọ̀lára ìdákẹ́jẹ́, ó sì jẹ́ pé mo lè wò ó ní ìf-- kó ní, kò ní fa ìdààmú. Nígbà mí mo má-- mo sábà máa ń wo àyíká ní àlàáfíà kí n lè ní ìfarabalẹ̀ sí ìrìnàjò náà. Ìbáṣepọ̀ pẹ̀lú ìrìnàjò, fèrèsé ọkọ̀ tún jẹ́ kí ìrìnàjò dára pẹ̀lú orin, orin ìtàn tàbí ìmọ́lẹ̀ tí ń wọ inú ọkọ̀. Mo sábà máa ń gbádùn àpapọ̀ àyíká afẹ́fẹ́ àti ìrìnàjò láti fi iriri kún ìrìnàjò mi. Àṣà ìsọ̀rọ̀, ìsọ, ìsọra, mo sábà máa ń ṣọra pé kí fèrèsé má sì tó gan nígbà tí ọkọ̀ ń lọ ṣẹ́yìn tàbí nígbà tí ó, ó pọ̀ ju, ju ní afẹ́fẹ́ kí ìtura àti àpá àbò wa lè dájú. Ni kókó gidi mo fẹ́ràn fèrèsé ọkọ̀ torí ìtura, ìdákẹ́jẹ́ àti ìrìnàjò tó dáa. Mo sábà máa ń wo àyíká láti gbádùn ìmọ̀lára rere. Mo sábà máa ń ṣí fèrèsé díẹ̀ fún afẹ́fẹ́ tuntun ó sì jẹ́ pé mo ní ìtura. Mo sábà máa ń fi fèrèsé jẹ́ apá ìrìnàjò pẹ̀lú orin àti ìtàn. Mo sábà máa ń ṣọra nípa ṣí fèrèsé fún ààbò àti ìtura. Ìmọ̀lára ìrìnàjò tó jìnlẹ̀, nígbà tí mo bá wọ̀ láti fèrèsé ọkọ̀, mo sábà máa ń rí ohun tó yàtọ̀. Ohun tí mo rí ní ojúmọ́, mo lè wo àwọn igi òkè àti àwọn ilẹ̀ tó wà lórí ọ̀nà. Èyí ń jẹ́ kí ìrìnàjò kọjá ló ní ìmọ̀lára ìrìnàjò gidi tó kó sì jẹ́ pé mo ní ìhìn, ìrírí tuntun ní gbogbo ìgbà tí mo bá wà ní ọkọ̀. Ìdákẹ́jẹ́ pẹ̀lú àwọn a-- pẹ̀lú àwọn ayé, fi, fi fèrèsé jẹ́ ọ̀nà tó dájú láti ní ìdákẹ́jẹ́ àti ìfarabalẹ̀. Mo sábà máa ń wo àwọn ayé kí n lè wò tàbí kí n ṣe àyẹ̀wò ohun tí ń lọ yíká nígbà mí. Mo sábà máa ń rí, mo sábà máa ń ní ìrírí ìmọ̀lára ìsinmi tó péye kó sì jẹ́ pé ìrìnàjò mi dára jùlọ. Ìrìnàjò pẹ̀lú afẹ́fẹ́ àti òòrùn, nígbà tí fèrèsé sì díẹ̀, afẹ́fẹ́ tuntun wọ inú ọkọ̀ ó sì ń jẹ́ kí ọkọ̀ gbóná tàbí kékeré tó bá yẹ. Mo sábà máa ń gbádùn ìmọ̀lára afẹ́fẹ́ tó ń wọ ọkọ̀ torí ó ń jẹ́ kí, ó ń jẹ́ kí n mọ ìtura àti ìfarabalẹ̀ ní ìgbà tí òòrùn bá ń rán. Mo tún sábà máa ń gbádùn ìmọ́lẹ̀ tó ń kọjá fèrèsé torí ó ń fún mi ní ìmọ̀lára ìtura àti ìdákẹ́jẹ́. Ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú orin tàbí ìtàn, mo sábà máa ń gbádùn fèrèsé ọkọ̀ pẹ̀lú orin tó ń lọ lórí fóònù mi tàbí rédíò ọkọ̀. Orin àti ìrìnàjò láti fèrèsé kọ́ kò, kò pọ̀ ju kí èérí náà lè dàbí ìtàn atan wò. Ìmọ̀lára, mo tún sábà máa ń rò nípa ohun tó ń ṣẹlẹ̀ láyìíká ó sì jẹ́ pé mo ní ìmọ̀lára, ìmọ̀lára tuntun ní gbogbo ìrìnàjò.

Bẹ́ẹ̀ni, mo sábà máa ń gbọ́ ìròyìn àti ìbáṣepọ̀ àwọn oníbàárà pẹ̀lú ìtẹ́lọ́rùn àti ìfarabalẹ̀ torí ó jẹ́, ó jẹ́ apá pàtàkì ní iṣẹ́ gbígbọ́ wọn dájú pé mo lè mọ ohun tí wọ́n fẹ́, ohun tí kò fẹ́ àti bí mo ṣì le fi iṣẹ́ tàbí ọjà mi mú wọn lára. Bá wo ni mo se ń gbọ́ ìròyìn oníbàárà pẹ̀lú ìfarabalẹ̀. Mo sábà máa ń tẹ́tí sí ohun tí oníbàárà bá sọ pẹ̀lú gbogbo ìfarabalẹ̀ ní gbogbo ìgbà. Mo máa ń gbìmọ̀ láti ya ọkàn mi sí, sí, sí, sílẹ̀ mi kí n lè mọ ohun tí wọ́n fẹ́ gan-an. Èyí ń jẹ́ kí ìbáṣepọ̀ wa jẹ́ ìtẹ́lọ́rùn fún mi díẹ̀díẹ̀. Ìtẹ́lọ́rùn ìròyìn, mo sábà máa ń tọ́ka ohun tí oníbàárà sọ kí n lè ṣe àyẹ̀wò ohun tí mo, ohun tí wọ́n fẹ́ tàbí ohun tí kò dá wọn lọ́wọ́. Nígbà tí mo bá tọ́ka àwọn ìròyìn wọn pẹ̀lú ìtẹ́lọ́rùn, mo máa ń ní ìmọ̀lára pé wọn wúlò kó sì jẹ́ pé ìbáṣepọ̀ wa dàbí ìbáṣepọ̀ tó dára. Ìpinnu lẹ́sẹ̀kẹsẹ̀, nígbà tí mo bá gbọ́ ohun tó ṣe pàtàkì, mo sábà máa ń ṣe ìpinnu lẹ́sẹ̀kẹsẹ̀ kó sì jẹ́ pé oníbàárà ní ìtẹ́lọ́rùn pé ìròyìn wọn ti gba àkóso. Fún àpẹẹrẹ, tí oníbàárà bá ní ìbéèrè tàbí ìṣòro, mo máa ń dáhùn tàbí ṣe ìtúnṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Ìtẹ̀síwájú ìbáṣepọ̀, gbogbo àwọn oníbàárà tún jẹ́ kí mo lè ṣe àtúnṣe fún ọjọ́ iwájú. Mo sábà máa ń kọ ohun tí mo gbọ́ kí n lè, kí n lè lọ nígbà mi torí èyí ń jẹ́ kí ìbáṣepọ̀ wa pẹ̀lú wọn lágbára àti pé iṣẹ́ mi ní àfihàn tó pé ìmú ló ìmọ̀lára. Ni gbogbo ìgbà, mo sábà máa ń fi ìmọ̀lára rere hàn nígbà tí mo ń gbọ́ oníbàárà. Mo sábà máa ń fi hàn pé mo ní ìfẹ́ tí, mo ní ìfẹ́ tó láti mọ ohun tí wọ́n fẹ́ kó sì jẹ́ pé ìbáṣepọ̀ wa dá lóri ìfarabalẹ̀ àti ìtẹ́lọ́rùn. Ni kókó gidi, mo sábà máa ń tẹ́tí sí oníbàárà pẹ̀lú ìfarabalẹ̀. Mo sábà máa ń tọ́ka ohun tí wọ́n ń ṣe pẹ̀lú ìtẹ́lọ́rùn. Mo sábà máa ń ṣe ìpinnu lẹ́sẹ̀kẹsẹ̀ fún ohun tó ṣe pàtàkì. Mo sábà máa ń lo, mo sábà máa ń lo ìròyìn wọn fún àtúnṣe ọjọ́ iwájú. Mo sábà máa ń fi ìmọ̀lára rere hàn nígbà tí mo bá ń gbọ́ wọn. Ìfarabalẹ̀ tó jinlẹ̀, nígbà tí mo bá ń gbọ́ oníbàárà, mo sábà ń fojú kó, mo sábà ń fojú kó gbogbo ohun tí ó yi mí ká. Mo máa ń fojú kan sí ohun tí wọ́n ń sọ kí n lè mọ ìtẹ́lọ́rùn wọn gan-an gan-an. Èyí ń jẹ́ kí wọ́n ní ìmọ̀lára pé à ń fojú kan sí, à ń fojú kan sí wọn kó sì jẹ́ pé ìbáṣepọ̀ wa dá lóri ìtẹ́lọ́rùn àti ìbáṣepọ̀ tó péye. Ìtọ́ka sí ohun tí oníbàárà sọ, mo máa ń tọ́ka ohun tí wọ́n ń sọ nígbà tí mo bá ń dáhùn tàbí ṣe àtúnṣe. Fún àpẹẹrẹ, bí oníbàárà bá ní ìbéèrè tó ní ìbáṣepọ̀ pẹ̀lú ọjà tàbí iṣẹ́, mo máa ń sọ pé mo gbọ́, a máa ṣiṣẹ́ lórí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Èyí ń jẹ́ kí oníbàárà ní ìtẹ́lọ́rùn pé ohun tí wọ́n sọ ṣe pàtàkì. Ìbáṣepọ̀ tó péye pẹ̀lú abá, àbá, nígbà tí oníbàárà bá fi àbá tàbí ìròyìn fihàn, mo sábà máa ń gbọ́ wọn pẹ̀lú ìmọ̀lára rere kó sì jẹ́ pé mo lè lo àbá wọn láti mú iṣẹ́ mi tàbí ọjà mi dára. Èyí ń jẹ́ kí ìbáṣepọ̀ wa gbó kó sì tún fún mi ní àfihàn fún ìtẹ̀síwájú ọjọ́ iwájú, fún ìtẹ̀síwájú ọjọ́ iwájú. Ṣíṣe ìpinnu pẹ̀lú ìmọ̀lára rere, nígbà tí mo bá gbọ́ ohun tó ṣe pàtàkì, mo sábà máa ń ṣe ìpinnu lẹ́sẹ̀kẹsẹ̀ kó sì jẹ́ pé oníbàárà rí pé a dá àbá wọn lórí àkókò ìpinnu lẹ́sẹ̀kẹsẹ̀ tún jẹ́ kí ìbáṣepọ̀ jẹ́ ìtẹ́lọ́rùn àti pé iṣẹ́ máa ń lọ dáadáa. Ìmọ̀lára ìtẹ́lọ́rùn fún ọjọ́ iwájú, gbogbo oníbàárà ń rẹ̀ mí lọ́wọ́ láti mọ ohun tí wọ́n fẹ́ pẹ̀lú iṣẹ́ tàbí ọjà. Ni gbogbo ìgbà, mo sábà máa ń kọ ohun tí mo gbọ́ àti, àti àbá wọn sí kó sì jẹ́ pé mo lè fún ìtẹ̀síwájú ọjọ́, ọjọ́ iwájú.

Bẹ́ẹ̀ni, mo sábà máa ń ṣe gbogbo tó yẹ láti dáàbò bo ayé ìkókó mi lórí Íńtánẹ́ẹ̀tì torí ìkókó jẹ́ apá pàtàkì gan ní ìgbésí ojoojúmọ́. Mo ní ìmọ̀lára pé bí ìkókó kò bá dàjú, ó lè fa ìṣòro tó léwu ní ọjọ́ iwájú. Báwo ni mo ṣe ń dáàbò bo ayé ìkókó mi lórí Íńtánẹ́ẹ̀tì? Lá ìlànà orí gbà, orí gbà ìwọlé tó lágbára, mo sábà ń lo orí gbà ìwọlé tó lágbára tó ní àwọn lẹ́tà ńlá àti kékeré, àwọn dígíítì àti àmì pàtàkì. Mo tún má ń, mo tún sábà má ń yí orí gbà wọlé padà lẹ́ẹ̀kọ̀kan kí wọ́n má bàá jẹ́ pé ẹlòmíràn lè wọlé sí àkọ́lé mi. Ìmúlò ìdánimọ̀ àtà a àtàkọ́ ń wá ní gbogbo ìgbà. Mo sábà má ń ṣètò two-factor authentication fún gbogbo àkọ́lé mi tó ṣe pàtàkì. Èyí tó pọ̀n ṣe lẹ́yìn tí mo bá ti, tí mo bá tẹ orí gbà mi wọlé mi, mo tún má ń, mo tún máa ní láti fi kóòdù tí a rán sí fóònù tàbí ìmi lé mi. Èyí ń jẹ́ kí ẹlòmíràn ṣọ̀rọ̀, ṣọ̀rọ̀ gan láti wọlé sí àkọ́lé mi. E Ítẹ́wọ́gbà ìpamọ́ ìkókó. Mo sábà má ń ṣe ẹ̀wà àwọn ìtọ́sọ́nà ìpamọ́ ní gbogbo áàpù tí, àti ojú òpó wíìbù, wẹ́ẹ̀bù tí mo ń lo. Mo ṣe àtúnṣe bí mò ṣe rí pé òun tí, òun tí mò fẹ́ jẹ́ ìkókó tó dájú fún àpẹẹrẹ. Mo sábà má ń ṣètò pé àwọn ìkókó mi kí yo fún gbogbo ènìyàn kó sì jẹ́ pé ìfarabalẹ̀ mi dàjú. Sísé ìmọ̀ dájú sọfútùwẹ̀. Mo sábà má ń ṣe ìmu dá, ìmu dájú sọfútùwẹ̀ àti áàpù tí mò ń lo kí wọ́n lè ní ààbò tó péye. Èyí tun ń jẹ́ kí àwọn fáírusi malware tàbí àwọn ìkùlù cyber má bàá jẹ́ àkọ́lé mi. Ìmúlò VPN àti asọ̀bọ̀, asọ̀bọ̀ ààbò. Nígbà mìí mo sábà máa ń lo VPN kí ìjà pó mi sí Íńtánẹ́ẹ̀tì lè ní ààbò tó péye kó sì jẹ́ pé ẹlòmíi kì yóò mọ ibi tí mo wà tàbí ohun tí mò ń ṣe lórí Íńtánẹ́ẹ̀tì. Ìṣòro náà ń fi ìkókó, ìkókó pamọ́. Ìṣòro náà ń fi ìkókó pamọ́. Mo sábà máa ń ṣọ́ra nípa fífi ìran ìkókó lórí Íńtánẹ́ẹ̀tì bíi àwọn fótò ìmílé, orí gbà, orí gbà ń wọlé àti àwọn ìkókó mìíràn. Mo sábà máa ń rántí ohun tí ó ń fi ń ṣojú ọ̀pọ̀ wẹ́ẹ̀bù lè hàn ní gbogbo ọjọ́ torí náà mo má ń jẹ́ pẹ̀lú ìsọ́ra púpọ̀ ní kókó gidi. Mo sábà má ń lo orí gbà mi ní wọlé tó lágbára àti yí padà lẹ́ẹ̀kọ̀kan. Mo sábà má ń lo two-factor authentication fún àkọ́lé tó ṣe pàtàkì. Mo sábà má ń ṣe ìyẹ̀wò ìtọ́sọ́nà ìpamọ́ áàpù àti ojú òpó wẹ́ẹ̀bù. Mo sábà má ń ṣe ìmu dájú sọfútùwẹ̀ àti áàpù láti dàbò bo àkọ́lé. Mo sábà máa ń lo VPN fún ààbò àjà pó Íńtánẹ́ẹ̀tì. Mo tún sábà máa ń ṣọ́ra ní fífi ìkókó pamọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Sísọ́ra pẹ̀lú ìmílẹ́ àti ìfaransẹ́ àlùfáà. Mo sábà má ń ṣọ́ra gan nígbà tí mo bá gba ìmílẹ́ tàbí ìfiránsẹ́ láti ibi tí mi ò mọ̀. Mo má ń ṣe ìyẹ̀wò orúkọ ẹni tó, tó rán àti bóyá ojú òpó wẹ́ẹ̀bù tí ó ń fi rán dàjú. Ọ̀pọ̀ ìgbà ni wọ́n, ni àwọn aláààyè ló ti tó máa ń lo ìmílẹ́ àti ìtàn èèyàn jẹ́ kí wọ́n lè gba ìkówó mi ló torí náà mi ò sábà tẹ̀lé lórí líńkì, mo sábà máa ń tẹ lórí líńkì tàbí gba fáìlì tí, tí ò dájú.

Bẹ́ẹ̀ni, mo lè sọ pé mo fẹ́ràn jíjó torí jíjó kì í ṣe ìdárayá nìkan, ó ń jẹ́ ọ̀nà tí mo fi ń tún ìmọ́lára mi jáde àti láti ní ayọ̀. Jíjó sábà máa ń jẹ́ kí ara àti ọkàn ṣiṣẹ́ papọ̀ kó sì tún jẹ́ kí ènìyàn ní ìfarabalẹ̀ àti ìtura. Nígbà tí mo bá ń wò ó nípa jíjó, mo máa ń rántí pé ó ń jẹ́ ohun tí ènìyàn ti ń ṣe láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Ní ọ̀pọ̀ àṣà, jíjó jẹ́ ọ̀nà ìbáṣepọ̀, ìfe ìfarayà àti ìfihàn àṣà. Torí náà, fún mi, jíjó kì í ṣe ìṣeré lásán, ó tún jẹ́ ọ̀nà tí mo fi ń fi ìmọ́lára mi hàn. Ohun kan tó máa ń jẹ́ kí n fi-- kí n fẹ́ràn jíjó ni pé ó ń mú kí ara ṣíṣe. Nígbà tí ènìyàn bá ń jó, gbogbo ara ló ń ṣiṣẹ́, iṣẹ́ ọwọ́ àti àyà. Èyí sábà máa ń jẹ́ kí ara ní ilẹ̀ra dáada. Jíjó tún ń jẹ́ kí ẹ̀jẹ̀ máa sàn dáadáa nínú ara kó sì tún lè ran ènìyàn lọ́wọ́ láti dín ìrọ̀ra ọkàn tàbí ìbànújẹ́ kú. Nígbà mì, bí ènìyàn bá ní wàhálà, jíjó lè jẹ́ ọ̀nà tí yóò fi tú ara rẹ̀. Mo tún fi fẹ́ràn jíjó torí pé ó ń jẹ́ kí ènìyàn ní ìgbẹ́kẹ̀lé ara ẹni. Nígbà tí ènìyàn bá ń jó kó kò gbọdọ̀ rántí ohun tí àwọn míì ń ro. Dípo bẹ́ẹ̀, ó máa ń fọ́-- ó máa ń fòkú já ìrìnàjò ara rẹ̀ àti bí oyin ṣe ń fà. Èyí máa ń jẹ́ kí ènìyàn ní ìgboyà kó sì jẹ́ kí ọkàn rẹ̀ balẹ̀. Pẹ̀lú jíjó sábà máa ń jẹ́ ọ̀nà ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn. Nígbà tí ènìyàn bá wà ní ayẹyẹ ìgbéyàwó tàbí ayẹyẹ orí, jíjó sábà máa ń jẹ́ kí gbogbo ènìyàn súnmọ́ ara wọn. Ó lè jẹ́ ọ̀nà láti àwọn ènìyàn fi ń bá ara wọn ṣeré tí wọ́n sì ń fi ayọ̀ hàn. Mo tún rò pé jíjó ní ipa lórí ìmọ́lára orin àti jíjó sábà máa ń ṣiṣẹ́ po bí orin bá dùn dáadáa. Ara ènìyàn sábà máa ń fẹ́ rìn tàbí jó. Nígbà tí ènìyàn bá jẹ́ kí ara rẹ̀ tẹ̀lé orin, ó máa ń jẹ́ kí ọkàn rẹ̀ ní ìtura. Nígbà mì, jíjó lè jẹ́ bí ìtura ọpọlọ torí ó ń jẹ́ kí ènìyàn gbàgbé wàhálà fún ìgbà díẹ̀. Nípa bí mo ṣe ń jó, mi ò rántí pé ó gbọdọ̀ jẹ́ pipe tàbí pé ènìyàn gbọdọ̀ mọ̀ gbogbo ìlànà jíjó. Ohun tó ṣe pàtàkì jù ni pé kí ènìyàn gbádùn ara rẹ̀. Jíjó lè jẹ́ lọ́dọ̀ obìnrin, lọ́dọ̀ orin ìbílẹ̀, orin ìgbàlódé tàbí orin ìsinmi. Gbogbo wọ́n ní ipa titi ẹ̀ torí pé orin kọ̀ọ́-- orin kọ̀ọ́kan ní ìmúlá ti o hun fá. Síbẹ̀, mo tún mọ̀ pé àwọn ènìyàn kan lè jẹ́ pé wọ́n fẹ́ jó torí ìtiju tàbí torí pé wọ́n rò pé wọ́n kò mọ̀ bí a ṣe ń ji jó. Ṣùgbọ́n ní ìmọ̀ mi, jíjó kì í ṣe ìdíje, ó jẹ́ ìdárayá àti ìfara hàn ayọ̀. Bí ènìyàn bá jẹ́ kí ara rẹ̀ balẹ̀, ó lè rí pé jíjó rọrùn ju bí ó ṣe rù lọ. Ni kókó gidi, mo fẹ́ràn jíjó torí pé ó ń jẹ́ kí ara ṣiṣẹ́ kó sì mú ilẹ̀ ara wá. Ó ń ran ènìyàn lọ́wọ́ láti tú wàhálà àti ìmọ́lára jáde. Ó ń jẹ́ kí ènìyàn ní ìgbẹ́kẹ̀lé ara ẹni, ó ń mú ìbáṣepọ̀ láàárín ènìyàn, èeyan. Ó ń jẹ́ kí ọkàn ní ayọ̀ àti ìtura. Jíjó jẹ́ ohun tí mo máa ń wò gẹ́gẹ́ bí ìdárayá àti ìmọ́lára ayọ̀ kì í ṣe ohun tí ó gbọdọ̀ péye. Ohun tó ṣe pàtàkì ni pé kí ènìyàn gbádùn ìrìnàjò ara rẹ̀ kí ó sì jẹ́ kí orin, orin mú ìmọ́lára rẹ wá sí ọkàn rẹ. Ó da kí.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Káàdì iṣẹ́ jẹ́ ohun tí ọ̀pọ̀ ènìyàn ń lò láti fi ara wọn hàn nípa iṣẹ́ tí wọ́n ń ṣe. Lórí káàdì iṣẹ́, a sábà máa ń kọ orúkọ ẹni, orúkọ ilé iṣẹ́, isẹ́, ipò iṣẹ́, nọ́mbà fóònù, ímeèlì àti nígbà tí, tí, nígbà tí mi, a, nígbà tí a dẹ́rẹ̀ sí ọ́fíìsì, èyí ń jẹ́ kí ó rọrùn fún àwọn oníbàárà tàbí àwọn ènìyàn mi láti kàn sí ẹni náà. Káàdì iṣẹ́ tún jẹ́ ọ̀nà ìbáṣepọ̀ tó ṣe pàtàkì ní ayé iṣẹ́. Nígbà tí ènìyàn bá lọ sí ìpàdé ààfin ìṣe tàbí ibi tí wọ́n ní ìpàdé, àwọn ènìyàn tuntun fi fi káàdì iṣẹ́ fún wọn tàbí má ń, má ń fún wọn sábà máa ń jẹ́ kí ìbáṣepọ̀ bẹ́ẹ̀. Ó tún máa ń jẹ́ kí ènìyàn rántí ẹni tí wọ́n pàdé torí gbogbo ìtàn ìbánisọ̀rọ̀ wà lórí káàdì náà. Ni àsìkò yìí, àwọn ènìyàn kan tún lo káàdì iṣẹ́ lórí ayélujára. Èyí tí wọ́n ń pè ní digital card business. Èyí lè jẹ́ kí fọ́ọ̀mù, fọ́ònù, èyí lè jẹ́ fọ́ọ̀mù tí a lè fi ránṣẹ́ lórí fóònù tàbí lórí ímeèlì. Ó rọrùn ó sì jẹ́ pé ènìyàn lè tún un ṣe nígbà kúgbà tí ìtàn iṣẹ́ bá yípadà. Káàdì iṣẹ́ tún máa ń fi imúlù àti ìtẹ́lọ́rùn iṣẹ́ hàn. Bí káàdì iṣẹ́ dá a, bá i, bí a ṣe ń ṣe àtẹ̀jẹ́ rẹ̀ àti bí a ṣe ń ṣètò ìtàn nínú rẹ̀ sábà máa ń fi hàn pé, ọ sábà máa ń fi hàn ẹni náà ṣe, ọ sábà máa ń fi hàn pé iṣẹ́ tí ẹni náà ń ṣe, ìtẹ́lọ́rùn iṣẹ́ẹ̀ ti ẹ̀. Ó dáa kí káàdì iṣẹ́ kì í ṣe káàdì kékeré lásán, ó jẹ́ ìdánimọ̀ iṣẹ́ ènìyàn. Nígbà tí ènìyàn bá fún ẹlòmíràn ní káàdì iṣẹ́, ó ń fi ara rẹ̀ hàn pẹ̀lú ìbáṣepọ̀ àti ìtẹ́lọ́rùn. Ó sábà máa ń jẹ́ ohun àkọ́kọ́ tí ènìyàn máa rí nípa iṣẹ́ ẹni, iṣẹ́ ẹni torí náà bí káàdì iṣẹ́ ṣe dá a lẹ́ni, lè ní ipa lórí àwọn ènìyàn, ènìyàn ṣe máa ń wo ẹni náà. Ọ̀kan lára ohun tó ṣe pàtàkì jù lọ lórí káàdì iṣẹ́ ni àlàyé tó péye káàdì iṣẹ́ gbọdọ̀ ní orúkọ ẹni, ipò iṣẹ́, orúkọ iṣẹ́, nọ́mbà fóònù àti ímeèlì. Ni àsìkò yìí, ọ̀pọ̀ ènìyàn tún máa ń fi àdírẹ́sì ojú òpó wẹ́ẹ̀bù tàbí social media sí torí pé ayélujára ti di apá pàtàkì nínú iṣẹ́ àti ìsà, ìṣe àti ìbáṣepọ̀. Apá mìíràn tó ṣe pàtàkì ni àpẹẹrẹ àti ìṣètò káàdì. Káàdì iṣẹ́ gbogbo, káàdì iṣẹ́ gbọdọ̀ jẹ́ kéderé, rọrùn láti kà tí ó sì ń, tí ó sì ní ìkó òun, tó sì ní ìkó òun jú. Bí a ṣe lo àwọn irú fóònù àti àtẹ̀jáde lè fi hàn bí ẹni náà ṣe ń jẹ́ amọ́jà nínú iṣẹ́ ẹ̀. Káàdì tí mọ, tí ó mọ̀, tí ó sì dáa sábà máa ń jẹ́ kí ènìyàn rántí ẹni tó fún wọn ní káàdì náà. Káàdì iṣẹ́ tún jẹ́ ẹ̀rín iṣẹ́ ìpolówó kékeré. Nígbà tí ènìyàn bá fún ọ̀pọ̀ ènìyàn ní káàdì iṣẹ́, ó tún mọ̀ sí pé iṣẹ́ rẹ̀ ń tàn sí. Nípa bẹ́ẹ̀, káàdì iṣẹ́ lè ràn ẹ́ lọ́wọ́ láti rí àwọn oníbàárà tuntun tàbí àwọn àǹfààní iṣẹ́ tuntun. Ni ayé ìgbàlódé, káàdì iṣẹ́ orí ayélujára tún ti di ohun tí ọ̀pọ̀ ènìyàn ń lò. Èyí ń jẹ́ fọ́ọ̀mù tí a lè fi ránṣẹ́ lórí wásáàpù, ímeèlì tàbí social media. Àfihàn rẹ̀ ni pé kò nílò ìtẹ̀jáde, ó sì rọrùn láti tún un ṣe tí ìtàn iṣẹ́ bá yípadà. Ó tún ń jẹ́ pé ènìyàn lè fi líńkì síi bíi ojú òpó wẹ́ẹ̀bù tò tàbí pòtufólíò iṣẹ́. Káàdì iṣẹ́ tún lè jẹ́ ọ̀nà tí ènìyàn fi ń kọ́ ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn tuntun ní ìpàdé ní àbí sẹ́mínà.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn, mo máa ń kọ lẹ́tà sí àwọn ènìyàn ní ọ̀pọ̀ ìgbà. Mo lè sọ pé mo máa ń kọ lẹ́tà fún wọn, fún àwọn ènìyàn, pàápàá nígbà tí wọ́n bá nílò ìrànlọ́wọ́ láti ṣàtúnṣe ọ̀rọ̀ wọn tàbí láti jẹ́ kí lẹ́tà wọn dà kédere àti ní ìtẹ́lọ́rùn. Kíkọ lẹ́tà jẹ́ ohun pàtàkì gan, torí pé ó ń jẹ́ ọ̀nà ìbánisọ̀rọ̀ tí ó ní ìlànà àti ìwọ́pọ̀ ní ọ̀pọ̀ ìgbà. Àwọn ènìyàn máa ń kọ lẹ́tà fún oríṣiríṣi ìdí. Àwọn kan máa ń kọ irú lẹ́tà sí iṣẹ́ bí lẹ́tà ìbéèrè iṣẹ́, lẹ́tà ìkíni tàbí lẹ́tà ìdúpẹ́. Àwọn imi sì máa ń kọ lẹ́tà ara ẹni bí lẹ́tà sí ọ̀rẹ́, ìdílé tàbí ẹni tí wọ́n fẹ́. Ní gbogbo irú lẹ́tà yìí, ohun tó ṣe pàtàkì ni pé kí ọ̀rọ̀ jẹ́ kédere, kí ó sì fi ìran ìmọ̀lára tó yi, tó yẹ hàn. Nígbà tí mo bá ń kọ, bo gbogboyà tím bá ń rò nípa bí mo ṣe máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, ó máa ń sábà máa ń béèrè pẹ̀lú ìmọ̀ye pé lẹ́tà kọ̀ọ̀kan ní ìdí tirẹ̀. Lẹ́tà iṣẹ́ sábà máa ń jẹ́ ti ìbọ̀wọ̀ tí ó sì ní ìlànà tó péye. Èyí tùmọ̀ sí pé a gbọdọ̀ lo, a gbọdọ̀ lo ọ̀rọ̀ tó da tí kò sì gbọdọ̀ jẹ́ aláìlétọ̀ tàbí aláìmọ̀ ní apá kejì, Lẹ́tà ara ẹni ló lè jẹ́, ó lè jẹ́ rọrùn ó sì ní ìmọ̀lára tó jinlẹ̀ sí, torí pé ó sábà máa ń jẹ́ fún ẹni tí ènìyàn súnmọ́. Ohun kan tó ṣe pàtàkì jùlọ ni kíkọ lẹ́tà ní mímọ ẹni tí lẹ́tà náà lọ sí. Bí ènìyàn ṣe mọ ẹni tí wọ́n ń kọ sí, ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti mọ irú ọ̀rọ̀ tí wọ́n gbọdọ̀ lọ fún àpẹẹrẹ lẹ́tà sí ọ̀gá ìṣe gbọdọ̀ ní ìbọ̀wọ̀ púpọ̀. Ṣùgbọ́n lẹ́tà sí ọ̀rẹ́ lè jẹ́ rọrùn tí ó sì lè ní ìfarahàn, ìfarahàn ìmọ̀lára. Mo tún rò pé lẹ́tà gbọdọ̀ jẹ́ kédere àti sókí tí sí kókó. Bí lẹ́tà bá gùn tàbí kò ní ìtọ̀lẹ̀ sẹsẹ, ẹni tí yóò ka lè ṣòro láti lóye ohun tí a fẹ́ sọ. Torí náà, mo sábà máa ń gbìmọ̀ pé kí lẹ́tà ní ìbẹ̀rẹ̀ tó da, àárín tó ṣàlàyé kókó àti ìparí tó fi ìbọ̀wọ̀ hàn. Kíkọ lẹ́tà tún jẹ́ ọ̀nà tí ènìyàn fi ní ìmọ̀lára, tí ń fi ìmọ̀lára hàn. Nígbà mìí, àwọn ènìyàn lè sòrò láti sọ ohun tí wọ́n rò ní ojú ẹni. Ṣùgbọ́n lẹ́tà jẹ́ ọ̀nà tí wọ́n fi lè sọ ìmọ̀lára, ìmọ̀lára wọn dáadáa. Lẹ́tà ìdúpẹ́, lẹ́tà ìkíni tàbí lẹ́tà ìtùnú sábà máa ń ní ipa púpọ̀ lórí ẹni tí wọ́n bá ba. Ni àsìkò ìgbàlódé, kíkọ lẹ́tà kò dá lórí ìwé nìkan. Mo mọ̀, mo mọ̀ ọ̀pọ̀ ènìyàn tí ń lo ẹ̀mílé WhatsApp àti àwọn ọ̀nà imì lórí ayélujára láti kọ lẹ́tà bí ó ṣe lè jẹ́ pé irú lẹ́tà yìí rọrùn ó tún ṣe pàtàkì kí a tẹ́, a tẹ́lẹ̀, a tẹ́lẹ̀ ìlànà ìbọ̀wọ̀ àti ìtọ̀lẹ̀ ṣẹ́ṣẹ́, pàápàá jùlọ fún lẹ́tà iṣẹ́. Mo tún gbà pé kíkọ lẹ́tà jẹ́ ọgbọ́n kan tí ènìyàn lè kọ́ sí. Bí ènìyàn bá mọ lẹ́tà, bá ń kọ lẹ́tà, wọ́n máa ń kọ bí a ṣe lè ṣàlàyé ẹ̀rọ, bí a ṣe lè lo ọ̀rọ̀ tó yẹ àti bí a ṣe lè jẹ́ kédere ní ìbánisọ̀rọ̀. Ọgbọ́n yìí wà, ọgbọ́n yìí wúlò gan kíí ṣe nínú lẹ́tà nìkan ṣùgbọ́n nínú gbogbo ìbánisọ̀rọ̀ ayé ní kókó gidi. Mo lè sọ ipé mo mọ̀, mo máa ń rán àwọn ènìyàn lọ́wọ́ pẹ̀lú lẹ́tà torí pé ó ń jẹ́ ìbánisọ̀rọ̀ wọn dáadáa àti kédere. Ó ń ràn wọ́n lọ́wọ́ láti fi ìmọ̀lára hàn. Ó ń jẹ́ lẹ́, ó ń jẹ́ kí lẹ́tà iṣẹ́ wọn ní ìtẹ́lọ́rùn. Ó ń jẹ́ kí wọ́n lè ṣàlàyé ọ̀rọ̀ wọn dáadáa ní gbogbo ẹ̀. Kíkọ lẹ́tà jẹ́ ohun tó ní iyì lórí nínú ìbánisọ̀rọ̀ ènìyàn. Ó lè jẹ́ ọ̀nà ìbọ̀wọ̀, ọ̀nà ìfihàn ìmọ̀lára àti ọ̀nà ìdàgbàsókè ara ẹni àti ọ̀nà ìdàgbàsókè fún ara ẹni. Mo máa ń bá àwọn ènìyàn kọ lẹ́tà dáadáa.